Bẹ́ẹ̀ ni mo máa ń ṣe ìwádìí àwọn alábàáṣepọ̀ mi torí wípé ó dá kí eyan mọ̀ wọ́n náà, kí eyan mọ wọn ki máa fún wọn ní interview. Tí a bá ti ṣe interview, mo ma wà check kí IQ wá, irú bí ọpọlọ wọ́n ṣe jẹ́, mo má check mo ma wo bí iṣẹ́ tí a bá ṣe fẹ́ẹ̀ jọ ṣe, boya òni ọpọlọ ni. So tí wọ́n bá tilẹ̀ ṣe iyì yẹ̀n tán, màá wa béèrè nípa ibi wọn, màá béèrè nípa bí won ṣe dàgbà, ṣe wọ́n mọ iṣẹ́ yi, lé ìwé wo ni wọ́n, ibi tí ǹkan tí wọ́n ṣe kì í lè bá a mọ wọ́n déle delé torí ibi tí mo fẹ́ gbà wọ́n síbi iṣẹ́, mo mọ ǹkan tí mò n ṣe, ṣó mo gbọdọ̀ mọ̀ wọ́n. Mo gbọdọ̀ mọ ibi tí ilé wọn jína sí, mo gbọdọ̀ mọ bí àìlera wọ́n ṣe jẹ́, boya wọ́n wà ní àìlera tó péye ni àbi àìlera. Mo máa béèrè àìlera wọ́n. Mo máa tún béèrè ID card wọ́n torí mo gbọdọ̀ mọ ibi tí wọ́n ti wá, mo gbọdọ̀ mọ ìlú tán tí wá, mo gbọdọ̀ mọ bí wọ́n ṣe kú sí, mo gbọdọ̀ mọ bí òun ní. So mo máa n ṣe àwọn ìwádìí bọ̀ kò kí ń ṣe ní ìwádìí pé mo fẹ́ lò lẹ́ ẹ̀ fún wọn, mo fẹ́ lò against wọ́n. Rárá, ìwádìí tí mo máa ń ṣe ni wípé ìwádìí to jẹ be mo kan fẹ́ mọ̀ ọ́n torí tí mo bá fẹ́ ṣiṣẹ́ tí mo bá fẹ́ ran wọn lọ sí ìrìnàjò kí wọ́n lọ bá mi ṣe iṣẹ́. So ọ̀tún bá fẹ́ bá mi investigate tán ṣe ìwádìí ǹkan. So ìyẹn ni mo máa ń lo kò kin ṣe pé mo fẹ́ bí wọ́n lèyí tojẹ pé màá lò fún wọn ní ọ̀nà àìda. Rárá, èmi ò kí ń ṣe. So mo máa ń ṣe ìwádìí wọn torí ìgbà mẹ́ta bá fẹ́ jọ yọ lọ sí iṣẹ́ papọ̀ wa, mo gbọdọ̀ mọ wò ó bí wọ́n ṣe fi ilé ẹ́ si, mo gbọdọ̀ mọ ìlú ibi tí wọ́n ti wá, mo gbọdọ̀ mọ ibi tán. So mo máa ń ṣe ìwádìí àwọn alábáàṣiṣẹ́ pọ̀, títí èmi mo ma ń ṣe wọ́n.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí ń máa kọ orin torí èmi láìki ẹ́ni tó máa kọ orin gan rí. Ẹ̀mi ọle dùn lórí ọrin eyo kan tóri mo máa kọ orin oríṣiríṣi ni mi máa kọ. Mo ò kí ń kọ orin ìmí, ìgbà mìíràn mo máa kọ hip hop, ìgbà mìíràn mo máa kọ R&B, ìgbà mìíràn mo máa kọ, um, sokà, so oríṣiríṣi, ìgbà mìíràn afrobeat torí èmi láì kí, uh, àwọn olórin yen gan. So èyí tó bá vibe pẹ̀lú, uh, mind mi, ó máa dín pẹ̀ lórí, ẹ, àkókò tí mo bá wà àti mood tí mo bá wà. Ohun ni wá fi ń jẹ́ pé ohun tí mo bá fẹ́ gbọ́, mo máa gbọ́, mo dẹ̀ máa kọ tẹ́lẹ̀ àwọn orin rẹ̀. Àti wípé ìgbà mìíràn rẹ̀ pé tí mo bá ṣẹ́ lọ, mo máa kọ orin náà tí màá ṣe orin. Mo jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ fún orin lọ́pọ̀lọ́pọ̀ torí ìgbà mìíràn àwọn orin méàwà máa jẹ́ kí inú mi dùn. Ìgbà mìíràn rẹ̀ pé tó bá yí pé tí mo bá wà ní, ẹ, ìdí tí inú mi bá dùn, àwọn orin tí mo máa ń gbọ́ ló máa jẹ́ kí inú mi yà. Ìgbà mìíràn ó máa jẹ́ kí màá ronú rẹ̀ pé ìrọ̀nú tí mo bá ń ṣe, ó bá jẹ́ kí n mu ǹkan gidi ń bẹ̀. Ìgbà mìíràn rẹ̀ ni tí mo bá fẹ́ ṣe exam, mo máa ń gbọ́ orin kíni fi ṣe exam. So mo máa kọ orin tí wọn bá tí ń kọ orin. Mo jẹ́ ẹni tó lè kọrin gan oríṣiríṣi ohun mo máa ń lo. Ó lè jẹ́ pé high depth ni mo máa ń lo, mo máa ń lo high depth. Ó sì lè jẹ́ pé èyí ò ṣe high depth ná. Ìgbà mìíràn rẹ̀ ni ó jẹ́ pé soprano nìkan nìyẹn pé piano nìkan ni ẹ máa ń lo. So mo máa ń lo piano náà, mo máa fi kọ orin. So mo nífẹ̀ẹ́ sí kí kọ orin gan ni. Mo nífẹ̀ẹ́ sí kí kọ orin gan. Láti ìgbà táa mo ráyè gan, ìyá mi kọ́ ọ ni mo. Ìgbà mẹ́gàn mo ní, uh, mic mi kan táa mo máa fi sọ, mo ní, mo ní so mo máa fi n kọ orin.

Ah, mo nífẹ̀ẹ́ sí orin hip hop, mo nífẹ̀ẹ́ sí orin hip hop, mo nífẹ̀ẹ́ sí orin, ah, Afrobeat, mo nífẹ̀ẹ́ sí orin R&B. Kò wá sí orin tí èmi ò nífẹ̀ẹ́ sí. Mọ nífẹ̀ẹ́ sí Muslim song, mo nífẹ̀ẹ́ sí àwọn orin Mùsùlùmí, mo nífẹ̀ẹ́ sí àwọn orin Krìstẹ́nì, mo nífẹ̀ẹ́ sí orin eléyìí. Kò sí orin tí èmi kì í gbọ́, bò, èyí tí mo like jù nínú wọn náà ni orin hip hop ni mo like jù nítorí ẹni tó ń kọ orin hip hop jẹ́ ọ̀rẹ́ ẹni tó ń kọ, ṣùgbọ́n ó nífẹ̀ẹ́ sí ọmọ rẹ̀. Ẹni tó ń kọ orin, ẹni tí ó sì ti mú kọ orin hip hop ló máa ń kọ orin. So, èmi máa ń gbọ́ àwọn orin púpọ̀, kò rò ní èyí kankan tí mo ní mi like nínú ìwọ̀n yìí, màá gbọ́ orin gan. So, kò sí èyí tí mi ò like nínú àwọn orin yìí. Èmi ò ní favorite, mo ní èyí tí mo like jù nínú wọn. Gbogbo ìgbà tí mo bá fẹ́ gbọ́ orin, ó máa depend lórí ìgbà tí mo bá fẹ́, ìgbà tí mo bá fẹ́, ah, tí mo, ìgbà tí bá wa, tí mo lòdì bá wa gba ẹni, mo máa ń gbọ́ orin. Kò kí n ṣe pé nǹkan máa ń gbọ́ orin ẹni. Àrá, àrá, àrá, tí bá rí pé orin yìí, ah, mo like, o resonate pẹ̀lú nǹkan tí mo ń rò, òun náà ni mo máa gbọ́. So, mo máa lọ downloadẹ̀, mo máa gbọ́. So, ó jẹ́ ẹni tó jẹ́ kó like kí orin gan, ó nífẹ̀ẹ́ orin gan. Kò sí ìgbà tí mo ò kí ń gbọ́ orin. Gbogbo orin ní àárọ̀, mo lè gbọ́ orin lásán, mo lè gbọ́ especially bí a bá ń ṣiṣẹ́. So, oríṣiríṣi orin ni, oríṣiríṣi orin ni èmi ní lórí phone. Oríṣiríṣi orin ni mo like tí mo máa ń gbọ́. So, kò sí orin tí mo ò kí lè gbọ́. Bo ṣe Afrobeat ni, bo ṣe R&B, bo ṣe hip hop, bo ṣe soka, bo ṣe Afropop. Oríṣiríṣi ẹni mo máa ń gbọ́. So, òní kò ní specific kan.

Bẹ́ẹ̀ni, mo ti fún èèyàn ní ẹ̀jẹ̀ rí torí ó, ó ṣẹlẹ̀ sí mi ní ẹ̀ẹ̀kan orí tó jẹ pé mo lọ sí hospital. Igba tí mo dé hospital, àwọn hospital béèrè ẹ̀jẹ̀. Wọ́n ní ẹ̀ẹ̀kan ní ìdè ẹ̀jẹ̀. Ó kọ́ jẹ́ pé wọ́n test ẹ̀jẹ̀ mi, wọ́n gba ẹ̀jẹ̀ mi, wọ́n test ẹ́, ó gba ẹ̀, torí orúkọ ẹ̀jẹ̀ tí wọ́n níìsì A positive, B positive wá lẹ́yìn tí ó wà tí mo gbọ́ èmi jẹ́ A positive torí blood group mi AA ni. So wọ́n wá ní pé wọn ní ìdè ẹ̀jẹ̀ sọ́n nígbà wo mo dẹ̀ lọ sí, mo dẹ̀ wá lọ́sọ tó rí. Ó fẹ́rẹ̀ mi dé, wọ́n wá là wọ́n ní ìdè ẹ̀jẹ̀. Wọ́n sì gba adé làá mi, mo gbé kalẹ̀, mo ní kí wọ́n wá bu owó bíà. Ó match ìhù, àwọn àìtẹ̀jẹ̀ tí wọ́n ń wá, so máa match ẹ̀jẹ̀ títè mi. Wọ́n dẹ̀ lóún máa match èmi dẹ̀ ní ó dára kí wọ́n gba, kí wọ́n wọ̀ owó bíà. Ẹ̀jẹ̀ yẹn match. Wọ́n dẹ̀ wò ó, wọ́n dẹ̀ lọ gba ẹ̀jẹ̀ mi, wọ́n mú dé kiní mọ́ mi lọ́wọ́. Wọ́n ní ẹ check kí àlàáfíà mi náà kí wọ́n tó gba. Wọ́n dẹ̀ wò ó, wọ́n dẹ̀ ní pé tọ́. Wọ́n dẹ̀ yọ abẹ́rẹ́, wọ́n dẹ̀ fi fà ẹ̀jẹ̀ ni ara mi. Kínì yèn dùn mi torí ó ti, ó fi ìmi ara mi fúyẹ́ torí kò ì rù ṣe rí rẹ́ rí. Àw, àì ìgbà àkọ́kọ́ sí màá kọ́kọ́ ṣe ìrù rẹ̀ náà ni. Wọ́n dẹ̀ gbà á, wọ́n gbé lọ sí inú lab. Wọ́n lọ ṣe treatment ẹ̀ kí wọn tó wá. So mo jẹ́ ẹni tó máa ń donate, tó máa ń fún èèyàn ní ẹ̀jẹ̀ tó bá, tí mo bá sì rí ibi iṣẹ́, kò bá kun ṣe gbogbo ìgbà ni mo máa ń ṣe kiní ẹ̀ torí èmi náà ń jijọ láti tìkí ara mi torí mo jẹ́ ẹni tí kò lo ńpẹ ẹmi, mímu ńkún, mo dín. So ẹ̀jẹ̀ mi mọ́, that's why tí mo fi máa ń fi donate sí ẹ̀jẹ̀.

Bàse má n ba àwọn èlègbẹ́ ṣíṣe ó pé oríṣìíríṣìí torí pé ó depend lórí iṣẹ́ ti a bá fẹ́ ṣe. Òhun náà irú àwọn èèyàn tí wọ́n máa pín tìmi pé ká jọ ṣiṣẹ́. Tó bá sẹ pé iṣẹ́ project tó le ni àwọn tó jẹ́ ọ̀gá púpọ̀ tó sì ní ìmọ̀ nípa iṣẹ́ yẹn ni wọ́n máa ní pé ká jọ ṣiṣẹ́ pọ̀. Torí oníkálukú ó ti lọ ṣe ìwádìí, tí a bá sì lọ ṣe ìwádìí tó a máa ṣẹ̀, a máa ṣẹ̀ṣẹ̀ wá oníkálukú ó máa ṣe wá a ṣẹ̀ṣẹ̀ wẹ́ ẹni tó máa jẹ́ olórí wa torí kò ṣe gbogbo wa la máa sọ. Ò jẹ́ pé gbogbo wa náà la máa sọ. A máa wá mọ bá ṣe tó ètò ni ètò tó gbogbo lẹ́ba wa okay tí ó níí fi ní pé ó ń dàrú ọ̀ kò ní sí ẹni tó jẹ́ olórí wa. Tí abá ti yan olórí tán a má lò ó máa ṣe ìwádìí tí a bá ti ṣe ìwádìí oníkálukú máa dájọ́ tá má pàdé tá bá ti pàdé tán a máa sọ gbogbo nkán tí a fẹ́ ṣe lórí iṣẹ́ yẹn. Oníkálukú máa lọ ṣe ìwádìí nílé rẹ̀, ó máa lọ ṣe research, ó máa lọ wá information. Àwọn nǹkan tí ò bá yẹ oníkálukú a tún máa lọ bẹ̀rẹ lọ́wọ́ àwọn tí ó mọ̀ ni ju wa lọ ní ibi iṣẹ́ yẹn. Àwọn náà máa fún wa ní nkán táwọn náà mọ̀ ni orí tí wọ́n bá sì ti fún wa a máa ro gbogbo e papọ áti mọ̀ èyí tí èyí ta ti ṣe a máa ro gbogbo papọ. Ti obá sì ti dé ibi meeting a má wa sọ, a máa gbé gbogbo ẹ̀ ka lẹ̀ fún èyí ta fi jẹ́ olórí. Òun ló á má wà to gbogbo è lẹ́yọ̀ kọ̀ọ̀kan torí èmi je ẹni tó jé pé mo máa n jẹ́ kí gbogbo wọn sọ ọ̀rọ̀ ki awọn náà sọ àwọn ìwádìí tí wọ́n lọ ṣe. Tí wọ́n bá ti dé ibẹ̀ ò máa won máa fún olórí tá bá ti fún olórí, olórí wa tá fún tá yàn òun ló máa ní okay báyìí. Báyìí la ṣe máa ṣe. Ó máa ń wá easy fún mi láti bá ẹlẹ́gbẹ́ iṣẹ́ mi ṣiṣẹ́ papọ̀

Mo jẹ́ ẹni tó jẹ́ tó má tètè jí lároo kùtùkùtù tó bá fẹ́ tì ìrìnàjò torí àìbámo à lè pàdé ìdádúkò kọ̀lọ̀ lọ́nà. Kí ń le fi ki n le fi avoid accidents. Mo máa jẹ́ ẹni tó máa tètè jí jáde lákoko tó bá je pé mo fẹ́ ṣe àkópọ̀ fún ìrìnàjò. Gbogbo n kan tí mo bá fẹ́ ṣe, màá ti mú látale, màá ti to gbogbo ka le látale, bó ṣe pé aṣọ ni, ìpara mi ni, à bàtà mi ni, aṣọ tí mo máa gbé lọ tí mo máa lò níbi tí mo bá ń lọ. Mo ti máa kó gbogbo ẹ̀ sínú báàgì tí mo fẹ́ gbé lọ, inú travelling bag mi tí mo fẹ́ gbé lọ sí ibi tí mò ń lọ. Though máa ti to gbogbo ẹ̀ tó ṣe pé àwọn aṣọ ìpara, ìtọ́tè, ìtọ́ e ikún ojú tí a máa ń lò, màá ti to gbogbo ẹ̀, àtàwọn panti tó ṣe pé màá mú, ẹ́, aṣọ tí wọ́n fi ń po tútù náà dání. Mo máa ń mú gbogbo ẹ̀ dání, tòri ótútù lè mú lọ́jọ́. So màá mú tí màá ti ṣe yẹn tán. Màá mú èyí tó jẹ́ pé mo fẹ́ wọ̀ láàárọ̀ tí bàá ní mo tètè jí láàárọ̀ kùtùkùtù tí màá ti lọ sí ìrìnàjò. Màá ti yọ, wọ́n sọ́tọ̀ mi ní fí papọ̀ kùn àwọn aṣọ yìí tí mo fẹ́ mú lọ. So mo jẹ́ ẹni tó máa n tètè jí ní àárọ̀. Màá tètè lọ wẹ̀, màá múra, màá pa ara, màá pa ara mi ná. So màá múra. Lẹ́yìn tí mo múra tán, màá tètè kúrò nílé kí n lọ sí ìdí ọkọ̀. Though na tí n màá dé ìdí ọkọ̀, ó lè máa jẹ́ pé instantly náà ni a máa gbéra. A máa dúró fún àwọn èèyàn. Mo jẹ́ ẹni tó jẹ́ pé ó máa tètè dé ìdí ọkọ̀ tí a ba ti fẹ́ lọ fún ìrìnàjò. So kí nle bá ká lè bá tètè dé ibi tá n lọ ká máa báa fi òru wọlé. To, gbogbo bi mo se máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò mi náà ni kò ju bá un náà lọ́ mo tì máa ń ṣe àkópọ̀. Só ki mọ́tò tó gbéra, màá mọ̀ pé mo ti dé ibi bẹ́ẹ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ orin kẹ́lẹ́ torí mo jẹ́ ẹni tó jọ pé ó like orin, but òun mi máa ń loud ju oun mi má ń loud ó máa ń pariwo. So àwọn èèyàn máa ń complain pé kí ló dé tí o wá fi kọ orin sí, dé sí ìta ju tí àwọn èèyàn máa ń kọ. So àti ìgbà yẹn wá ni mo ti máa ń kọ orin kẹ́lẹ́, kẹ́lẹ́ kẹ́lẹ́ tí mi ní jẹ́ kí orin ariwo mi kó, kó pariwo ju pé àwọn èèyàn máa ti máa ní àwọn fẹ́ máa bá a bá ni pe wọ́n fẹ́ máa wá mọ complain fún mi pé "àá ni mo ń pariwo." So mo jẹ́ ẹni tí ó máa ń ko o, o, o hate kí àwọn ohùn tí ènìyàn bá ń kọ orin ká ìwo, èèyàn wá pẹ̀ pé ìgbà wá á dùbùú, a máa mọ pariwo, won máa mọ sọ̀rọ̀ sí mi rá rá rá. Mo máa ń kọ orin kẹ́lẹ́ kẹ́lẹ́ torí tí ẹ̀yin bá kọ orin kẹ́lẹ́ kẹ́lẹ́ náà, èèyàn máa, ibi bẹ́ẹ̀ náà ni èèyàn máa ti ń ronú àwọn ǹkan mi torí o depénd lórí orin tó máa ń kọ, mo máa fi ń ronú ǹkan mi. Ìgbà yẹn náà nínú ti ẹ́ náà máa dùn. Or tí mo bá dá wà ìgbà tí mo bá fẹ́ bẹ́ẹ̀ kọ orin jùlọ ni mo bá dá wà tí mo bá ń ronú ayé mi, gbogbo ohun ìronú ǹkan tí mo fẹ́ ṣe. Ìgbà yẹn ni wọ́n sábà máa ń kọ orin. Or tí mo bá ń ṣiṣẹ́, mí i ṣe eni tó pariwo, tó máa ń pariwo. Emí náa like kí i máa kọ orin tí nbà ń ṣiṣẹ́ torí ó máa ń jẹ́ kí iṣẹ́ mi kó yá n gbá mi. So mo máa ń kọ orin tẹ́lẹ̀ àwọn olórin tí wọ́n báa ń kọ. Èmi jẹ́ ẹni tí ó máa ń kọ orin kéékèéké, kéékèéké tí ìfẹ́ jẹ́ kí àwọn èèyàn tẹ̀ ẹ́ gbọ́ ǹkan tí mo máa ń sọ. So mo máa ń kọ orin kéékèéké lẹ́kẹ́ẹ̀kẹ́ dàda, mo máa ń kọ dáadáa tó jẹ́ pé ó ti wá mọ́ mi lára, mi o wá le mọ pa ariwo mọ́ tí mo bá ń kọ orin. So mo máa ń kọ orin kẹ́lẹ́ kẹ́lẹ́

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀ o, mo ní aṣọ wíwẹ̀. Sé tí ẹ̀yán ba fẹ́ wẹ̀, èèyàn máa mú aṣọ dá ní loni tí máa ń ti kokọ́ dé inú ilé. Makọ́kọ́ bo aṣọ mi, màá wa mú aṣọ tí mo máa ń fi wẹ̀, màá mú dání. Tí n bá ti wá mú kẹ̀iǹkẹ̀in tí n fi wẹ̀ tí mo mú, ọṣẹ tín fi wẹ̀ bá wọnú balùwẹ̀, mà wa lọ fí, aṣọ wíwẹ̀ máa fi kọ́ ibi ìkọ́. Bí n bá ti fi kọ́ igi ìkọ́ tán, màá ṣẹ̀ṣẹ̀ wá gbé omi tí mo ti pon kalẹ̀ pe mo fẹ́ fi wẹ̀. Mà waá mú, màá mú kẹ̀iǹkẹ̀iǹ tí mo fẹ́ fi wẹ̀, máa dè mú wọn ṣẹ. Màá kọ́ko da omi sí ara ná kí n tó fi ọṣẹ sínú kẹ̀iǹkẹ̀in. Tí n bá ti fọ́sẹ sínú kẹ̀iǹkẹ̀iǹ, màá wa fi gbó ara mi. Màá fú gbọ, bó bẹ́ẹ̀ tí mbá ti, tí mbá ti fe we maa kọkọ́ fo ojú, màá koko fo ará orí, maá fọ́ ọrùn, màá fo apa, màá fọ́ idì, maá fọ ẹsẹ̀. Kódà tó bá pọ̀síbu gbogbo abẹ́ ara mi gbogbo ẹ ni, mo máa ń fọ dáadáa. So tí mbá ti wá fọ gbogbo ẹ̀ tan tí mo bá ti rí pé mo ti ri pe mo ti fọ, màá ṣẹ̀ṣẹ̀ wá bọ́ sí ojú, màá wa mú ọṣẹ, màá fi fọ ojú. Tí mbá ti fi fọ ojú, aṣọ wíwẹ̀ mi òún gangan gan gan gan, màá wa mú, màá fi nu ojú, or kí n ro mọ́ya. Imi dẹ́ ni ó jẹ́ pé wíwọ̀ ni tó, oríiṣi aṣọ wíwẹ̀ ló wà, so tí mbá ti wọ èyí tí ó wà. Ó ti tán. Ó dè ma de máa fi, aṣọ wíwẹ̀ yẹn, ó ní, tó bá se pé méjì ni mo ní, màá fi kan sí orí mi, màá sì wọ ìkan. Or igba mi dẹ́ ni, màá fi ró ìró. So aṣọ wíwẹ̀ mo ní dáadáa. Ó pọ̀ lóríṣìíríṣìí. Mo ní tówe gan, ó pọ̀ gan ni. Oríṣìíríṣìí kọ́lọ̀ ló wà, oríṣìíríṣìí kọ́lọ̀ ló wà. Pink wà, blue wà, white wà, black wà. So ó depend lórí èyí tí mo bá fẹ́ nínú àwọn aṣọ wíwẹ̀ tí mo bá fẹ́ lò. So mo ní aṣọ wíwẹ̀ dááda dáadáa, oun ni mo sì ní gan.

Oríṣìíríṣìí etígbọ̀ ni ó wà. A ní sóní, a ní, ah, a ní sóòní, a ní, a ní MP, a ní EP, so oríṣìíríṣìí etígbọ̀ ni ó wà torí ó pọ̀ gan tí èmi máa ń lò torí tí máa fẹ́ gbọ́ orin, mo máa ń lò ìgbà mìíràn bá fẹ́ rí sífu kọ̀ọ́, mo máa ń lò, ìgbà míì ó lè jẹ́ pé mo kàn fẹ́ fi máa kọ orin náà ni mo máa ń lo Ní oríṣìíríṣìí etíìgbọ́ ló wà, èyí tó bá wá wú mí wá ni mo máa ń lò nínú gbogbo ẹ̀. Àwọn tọ́n ń ṣeé, ó pọ̀, ó pọ̀ gan-an, tó jẹ́ pé tó o bá dé ọjà, oó rí oríṣìíríṣìí etíìgbọ́ tóo lè rà. So, ó depend nǹkan tí mo bá fẹ́ fi ṣe ni irú etíìgbọ́ tí mo máa ń rà, mo dẹ̀ máa ń lò, èmi like k'émi máa lòó torí tí ń bá ń jáde tí mo bá gbé sí etí, kò sí anybody tó máa mọ̀ pé mo ò gbọ́ nǹkan tí wọ́n máa ń sọ. So mo máa ń lò as disguise tí mo bá ń jáde àbí tí mo bá fẹ́, tí ǹ bá fẹ́ béèyàn kankan sọ̀rọ̀, tí ẹ̀èèyàn yẹn wá ń pè mí, tí n bá ti le gbé etíìgbọ́ mi yẹn sí etí, Ó máa dàbí pé miì gbọ́ nǹkan tí mò ń gbọ́, mò ń sọ tó ń sọ ni. So mo máa ń lọ ti tèmi ni, tí mo bá ti le gbé e sétí báì, mò ń lọ, mo máa ń lo etíìgbọ́ dáadáa. And then èyí tí mo máa ń lò ò ju, kí l'ọ́n ń pèé lọ? Kò jù, headset tìtì Sony or ìmíì, ápù náà ni titi ẹ̀, tìtì ọ̀dọ̀ ápù náà, mo máa ń gbà, mo máa ń gbọ́ etíìgbọ́ yẹn náà. So irú etíìgbọ́ tí mo máa ń gbọ́ kò jù báyẹn náà lọ, kò jù báyẹn lọ.

Ojojúmọ́ ni mo máa ń lo fóònù mi o, mo ò ní ìgbà kankan tí mo le lo fóònù mi. Lọ́ wo tí mo wá yi gan, mo sì ń lo fóònù mi ni ọwọ́ torí nnkan pọ̀ tí mo máa ń ṣe lórí fóònù mi. Nnkan pọ̀ tí mo máa ń ṣe ni orí fóònù mi. So mo jẹ́ ẹni tí ó jẹ́ pé ó máa lo fóònù lórèkórè. Ìgbà mìí wà to jẹ́ pé mo fẹ́ fi ṣe ìwa àdìí, mo máa lo fóònù. Ìgbà mìí tó ṣe pé mo fẹ́ wo eré ìtàgé orí fóònù náà, mo máa lòó. Ìgbà mìí tó ṣe pé orin ni mo fẹ́ lo, mo fẹ́ gbọ́ orí fóònù mi náà ni ìgbà mìí tó sì ṣe pé mo fẹ́ pe ènìyàn orí fóònù mi. Ìgbà mìí tó ṣe pé mo fẹ́ lo, mo fẹ́ play game, mo fẹ́ gbá game lórí fóònù, orí fóònù mi náà ni mo ti máa ń ṣe gbogbo ẹ. So ó jẹ́ gbogbo nǹkan tí mo ń ṣe kí mo máa lò ojojúmọ́. At least ó máa ń wọ ìgbà tí mo máa ń wọ wákàtí, mo máa ń wọ, wákàtí ogún pẹ̀lú èjì, méjìlélógún mo máa ń lò ní gbogbo, gbogbo ọjọ́ sóko. Sí gba kan tí mo kí ń lo, fóònù mi dáadáa torí nnkan pọ̀ tí mo kó sí orí fóònù mi tó wúlò fún mi. Ìgbà mìí dé ni i, mo lè fẹ́ wọ lọ sí meeting ìgbà mìí tí m bà fẹ́ wọ ago. Táyàn máa pe mí, mo máa lo WhatsApp, màá pe ara wa, màá pe ẹbí mi, màá para mi lórí àwọn app tí mo ní láti kò lẹ́ta. Ìgbà mìíràn tí màá fẹ́ lọ sí orí TikTok, on naa ni máa lò. So mo máa ń lo fóònù mi lórèkórè nígbà kùgba tóri iṣẹ́ tí mo ń ṣe. Ó máa jẹ́ kí n wà lórí fóònù mi dáadáa. So ìgbà tí mo máa ń lò, mo tẹ̀lẹ̀ sọ, ó, ó máa ń pẹ́ dáadáa tí mo máa ń pẹ́ lọ́rí fóònù. Ìgbà tí mo kí ń tẹ fóònù mi náà ni tí mo kí ń lo fóònù mi náà. Ìgbà tí mo bá lọ sùn torí ìgbà náà ni mo máa wọ̀. Tí wọ́n bá yé pé mo sùn, ìgbà tí mo máa ń lo fóònù mi, ògbó, gbogbo ìgbà ni lórèkórè mo máa ń lò.

Ah bí mo ṣe máa ń ṣe ìdúnadúrà ó jẹ́ oríṣiríṣi torí tí mo bá fẹ́ ṣe ìdúnadúrà mo máa, o máa jẹ́ pé nǹkan tí mo ba fẹ́ rà ni mo fi máa ṣe ìdúnadúrà gán. So oríṣiríṣi ni mo máa, mo máa ń lo. To ba je pé ọjà tí mo fẹ́ fi lọ ṣe ìdúnadúrà, ó máa jẹ́ nkan tí mo bá fẹ́ lọ rà ní ọjà. Torí oríṣiríṣi ọjà lówa oríṣiríṣi nǹkan lówa tí ẹ bá fẹ́ rà. So ó depend lórí nǹkan tí mo máa fẹ́ rà náà ni màá fi ṣe ìdúnadúrà tí ń bá dẹ̀ tí dé bẹ́ẹ̀ máa kọ́kọ́ bá wọn ṣàwàdà tán torí ibi tí mo lọ o máa jẹ́ ibi tí mo ti mọ̀ rí tẹ́lẹ̀. Mo máa ń bá wọn ṣàwàdà ti n bá ti bá wọn ṣàwàdà tán, máa dẹ̀ máa sọ̀rọ̀ lórí ọjà tí mo fẹ́ rà tí wọ́n bá ti wá sọ iye tó jẹ́ mo máa ní kí wọ́n bá mi dín, wọ́n máa bá mi, màá kó din sí, eh, tó bá pé ní iye kan màá kó di sí méjì náà ti wọn ba ni à kò gba kò gba. Tí o ba tún wa ya yóò tún ni ò gbà, màá tún máa mú owó rẹ̀ wálẹ̀ sì máa tún dín. Diẹ tí mo bá ti wá dé íbi tí mo ti já owó tán gbé kalẹ̀ ti wọ́n ba ti já tán. Mọ́ àwọn tí màá lè já dé ibi kan tó máa sọ pé ìbí ti àwọn lè já mo náà nìyẹn màá sì mọ̀ pé kò lè kọjá bẹ́ẹ̀. So bí mo ṣe máa ń ṣe ìdúnadúrà titemi nìyẹn. Máa sì ti dé ọwọ́ o jíjà mi dé depend lórí iye nǹkan tí mo bá fẹ́ rà. To ba se pé nǹkan tí ó pọ́ ni mo fẹ́ rà màá já gan-an ni torí àwọn náà mọ̀ pé nǹkan tí mo fẹ́ rà kọ́. Wọ́n dẹ̀ gbọ́dọ̀ fún mi ní discount lórí gbogbo nǹkan tí mo bá fẹ́ rà. So mo máa ń sọ̀rọ̀ lórí price lórí iye tí wọ́n máa fẹ́ gbé kalẹ̀, mo máa ń sọ dáadáa, mo máa ń sọ tó máa kúná èyí tó máa pé mi niyi, èyí tó máa pé àwọn náà ni a jo máa ń sọ. So mo máa ń ṣe ìdúnadúrà ní irú èyí tó yẹ kó máa pè mí àti ẹni taa jo ṣe.

Ìgbà wo ni mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ kẹ́? Kò sí ojú ojúmọ́ tí mo kì í jẹun, kódà wò tí dé ibi tí wọ́n ti ń ṣe oúnjẹ ní òní, kò sí ojú ojúmọ́ tí mo ò kí jẹun. Eh! Pé miọ ní jeun lojo ojúmọ́, ẹ fẹ́ jẹ́ kí ń kùnú, dé bi pé mo ní wá ní lọ sí ibi tí wọ́n ti ń dá iná, Ẹ fẹ́ jẹ́ kí n kú ẹ, mo ìbí jẹ́ ẹni tó like oúnjẹ, so kò sí tí gbogbo mi lọ. Tẹ́bí bá pa mí, mo máa gbo, igba mí tí èébì bá pa mí lọ, mo máa lọ sí ibi tí wọ́n ti ń dá iná. Ní ṣá ló fi kan sí ẹ̀nu ti tèmi, so miò ní ìgbà tí mo kẹ́yìn, ojú ojúmọ́ ni ìgbà kígbà ní, ìgbà kígbà ni ó ṣe. Bá ṣá tó pa mí, mo lọ sí ibi bẹ̀ ni Tani ò ní jẹun léè day torí ó máa rẹ́ mi tẹ́bí ò bá jẹun. Even tó bá rẹ́ mi gan self, àfì tí ó bá ní agbára yẹ́n pẹ̀, mo kì í jẹun. Ṣùgbọ́n èyí tí ó bá lagbara Oúnjẹ ni ẹ jọ, oò, èmi like oúnjẹ, ṣó un ma lọ jẹun ní, bí ìgbà kú gbà mo máa lọ sí ilé olóunjẹ gan. Kódà wọ́n ti dá mi mọ̀ níbi tí mo ti máa ń lọ jẹun pé, "hìhùn, ẹni tí ò bá ti lè wá tán bá ti lè rí mi lásìkò yẹn, tí mo pé àwọn ya, mo lọ ibìkan ni mo tètè dé." gbà tí wọn lọ, wọn lọ bẹ̀ lóòre kóòre sí ìgbà tí mo kí ń lọ sí, ye ibi tí wọ́n ti ń ṣí ilé oúnjẹ kẹ́, eh! Oúnjẹ lẹ́ẹ̀ ayé, oúnjẹ láyé ti tèmi, èmi ní ìfẹ́ oúnjẹ kọjá ǹkan pé pé mi máa ní mo ní lọ sí ilé oúnjẹ rara o. Mo like oúnjẹ, ṣó mo máa ń jẹun gan, kò wá sí ìgbà tẹ́sẹ̀ mi ò kí n tó máa ń já ní ilé oúnjẹ rárá. Mo máa ń lọ lóòre kóòre ní ìgbà kú ìgbà tí mo bá ti rí time tí mo máa fi dé ilé oúnjẹ, mo máa ń lọ ibẹ̀. So, kò sí wípé èèyàn kan fún mi lóúnjẹ or mi ìwú ń jẹun, mi jẹ rárá o. Èmi máa ń jẹun ṣó mo máa lọ bẹ dáadáa.

Bẹ́ẹ̀ni, èmi máa ń ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì dáadáa. Tó ti ẹ rìní sí t'awọn èèyàn ò ti jáde mọ́ ẹni sórí íńtánẹ́ẹ̀tì la ti máa ràjà. Ẹẹ ri oríṣiríṣi àwọn ọlọ́jà lórí íńtánẹ́ẹ̀tì ní sin, wọ́n ń pè wọ́n ní vendor. Gẹ́gẹ́ wọ́n lórí íńtánẹ́ẹ̀tì tó jẹ́ pé ilé wọn ló máa rà ti wọ́n máa jẹ́ pé ọ máa polówó lórí àwọn áàpù ta ni ló bíi WhatsApp, bíi TikTok, bíi Facebook, àti orí, e, Twitter tà mọ̀ sí X. So oríṣiríṣi ló n pọ̀ jù, so àwọn èèyàn máa ń bẹ̀ra ọjà. Emí náà máa ń ra ọjà lórí íńtánẹ́ẹ̀tì dáadáa. Èmi gan bi mo ṣe dúró yìí èmi gan ta ọjà ní, lórí íńtánẹ́ẹ̀tì. So mo máa ń ra ọjà lórí íńtánẹ́ẹ̀tì, ti n ba do ri Instagram, bí i ǹkan tó wù mí, màá wọ, ẹ́ẹ, inú page ènìyẹn, màá wọ bí ẹ lọ, màá lọ wo ní ọjà, màá mọ oríṣiríṣi ọjà tí ó ní. Ti n bádẹ́tì wọ́ DM ènìyẹn, màá sọ fu n wọn wípé, nǹkan báyi ni mo fẹ́. Ma tún gbé oríṣiríṣi ìmi wá fún mi tí màá tún wo pé, "Àh! Ele yìí sì tún fine. So màá choose àwọn èyí tí mo fẹ́ nínú gbogbo ẹ." So mo jẹ́ ẹni tó máa ń ra ọjà lórí íńtánẹ́ẹ̀tì dáadáa, bíi iru Fashion Nova, bíi iru ah, Temu, bíi iru ah, Chanel, bíi Louis Vuitton. So oríṣiríṣi aṣọ, bíi iru Louis Vuitton, bíi Chanel tán tán, àwọn báàgì bá wọn bíi Jimmy Choo tán tá. So mo máa ń ra nǹkan púpọ̀ lọ́yún ọwọ́ àwọn brand báyìí. Àwọn èyí brand tó bá ní orúkọ tí wọ́n, t'àwọn èèyàn mọ̀ pé wọ́n ló orúkọ. So mo máa ń ra ọjà ní ibi, orí ibẹ. Tí wọ́n bá ní Fashion, màá, màá lọ sí Fashion Nova. Tí wọ́n bá tà ní Jimmy Choo ìgbà mi, màá lọ Louis Vuitton ìgbà mi, màá lo, ah, Chanel, màá lọ ra báàgì mi fẹ́. So mo máa ń ta, mo máa ń ra ọjà lórí íńtánẹ́ẹ̀tì dáadáa lóòókòó, tí n bá sì tí rí áye, màá lọ ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì dáadáa.

Rárá, mo mọ bá ti ń gun kẹ̀kẹ́ yẹn dáadáa, but ó wù mí kí n kọ, torí mo like kí n máa gun kẹ̀kẹ́. Ó máa dàbí exercise ni láro kùtùkùtù, ó dá fún léra ara kí ẹniyan máa gun kẹ̀kẹ́ torí láró kùtùkùtù kí ẹniyan fi ṣe exercise. Àti mo jẹ́ ẹni tó je pé ó wù mí kí n kọ. Ẹ̀rù kẹ̀kẹ́ máa ń bà mí gan torí ó le gbé ènìyàn subu tí o bá ti mọ wá. Torí mio mọ ibi tí brake rẹ̀ wà, mio mọ ibi tí pedal rẹ̀ wà, mio mọ ibi tí, ah, tí ẹniyan tí máa ṣe pọn pọn pọn, pé tó. Steering rẹ̀ náà mio mọ ibi tó wà, mio mọ bí wọ́n ṣe máa ń wa. So, mo lẹ́ni tó jẹ́ pé ó bẹ̀rù àwọn nǹkan báyẹn tí ó, ẹ, ó bale ṣe mí lese, mio like kí n máa gun. So, mi ò fi bẹ́ẹ̀ mọ kẹ̀kẹ́ gún, but nǹkan tó jẹ́ kí n wá like ní kẹ̀kẹ́ ni wípé mo like àwọn tó máa ń fi ṣe sport, tó máa ń fi ṣe eré ìdárayá. So, ó wù mí kí n mọ gun kí èmi naa tie máa fi ṣe eré ìdárayá. Ìgbà míì wá to jẹ́ pé ibi tí mò ń lọ kò jìnà máa fẹ́ gbé kẹ̀kẹ́, so ó wù mí kí n mọ kẹ̀kẹ́ yẹn gún kí orí ibi tí mò ń lọ kó le tètè yá mi. So, àmọ́ mo ní ìfẹ́ sí i, torí tí màá rí ẹniti ó kọ́ mi, mo ní ìfẹ́ sí kí ẹniyan ò kọ́ mi, but mi ò fi bẹ́ẹ̀ mọ̀ ọ́n gún dáadáa, dáadáa torí kí wọ́n lè gbé ṣubú, ẹ̀rù ẹ máa ń bà mí tí mo bá wo kẹ̀kẹ́ torí pé mo mọ̀ nípa rẹ̀ dáadáa. Ẹ̀rù ẹ máa ń bà mí. So, mo nífẹ̀ẹ́ síi láti kọ́ ọ ní ìgbà kú ìgbà tí màá rí ẹniti ó kọ́ mi. Ayé nío si ni ó jẹ́ kín ko, táyè bá ti wá, mo máa kọ́ bí wọ́n ṣe ń gun kẹ̀kẹ́ dáadáa. So, mo ní, mio mọ bó ṣe máa ń gun, mio mọ bó ṣe ń gun, but mo fẹ́ nífẹ̀ẹ́ síi láti kọ́ bí wọ́n ṣe máa ń gun kẹ̀kẹ́.

Oríṣiríṣi ǹkan ni mo máa ń ni nípa àwọn òṣìṣẹ́ tuntun. Oríṣiríṣi ǹkan ni torí wípé, à, mo ní dì, ẹ, ọgbọ́n orí wọn. Mo fẹ́ wọ bí ọgbọ́n orí wọn ṣe rí pẹ̀lú iṣẹ́ tí mo fẹ́ fún wọn. Mo fẹ́ wo bóyá àpọpọlọ wọn lè tó ǹkan tí mo fẹ́ ṣe ǹkan iṣẹ́ tí wọ́n, náà wọn lawọn fẹ́ ṣe. So mo need làtí ṣe ìgbéyàwó wọn, mo wo ìgbéyàwó ọ̀pọ̀lọpọ̀ wọn, mo wo ìgbéyàwó ìmúra wọn, màá wo bí iṣẹ́ wọn ní ìmọ́tótó, ṣé wọ́n wà hygienic, màá wo eekáná wọn, màá wo ẹsẹ̀ wọn, màá wo bí wọ́n ṣe múra sí, màá wo bí wọ́n ṣe jẹ́ ẹ́ sí, màá wo imú wọn. So mo máa wo imúra wọn tí wọ́n máa ṣe wá, tí wọ́n máa láwọn a ṣe, à, interview ní ọ̀dọ̀ mi. So mo jẹ́ ẹni tó yẹ pé ó máa ń ṣe, ẹ, ó máa, ó máa mú àwọn ǹkan tó, tó, tó àwọn òṣìṣẹ́ bá wá tí wọ́n bá fẹ́ ṣe ǹkan, oríṣiríṣi ǹkan bó ba wá, mo máa fún wọn ní iṣẹ́. So, tí wọ́n bá ti wá ṣe àwọn yẹn, kí ẹ̀yin ẹni official one, mo máa tó máa ṣe èyí tó yẹ pé èmi àti alájọbá máa ma sọ àmàjọ sọ̀rọ̀ nípa ẹ. Mo máa tún wo bí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ṣe mọ̀ pẹ̀lú iṣẹ́ tó fẹ́ ṣe, kí ó tó gbọdọ̀ jẹ́ni tó yẹ kó ó ní ìgboyà pẹ̀lú iṣẹ́ tí ó fẹ́ ṣe. Torí mo fẹ́ ẹni tó yẹ kó ó máa ma free, bí i sùmẹ́, sùmẹ́yà bí i wọn tì, wọ́n kí wọ́n máa force e pé kó máa sọ rárá. Ẹni tó lè sọro, tó wà brave, tó ní dẹ̀nì confidence láti nínú ara rẹ̀ ni mo máa ń like nínú àwọn, ẹ, òṣìṣẹ́ tuntun tí mo máa ń wá. And ẹni tó bá wá, bá le ṣàwàdà, tó bá le ṣàwàdà, tó bá le, ló bá ti máa ta ọjà,, àwọn ǹkan tí mo máa ń wá nínú àwọn òṣìṣẹ́ tuntun yẹn. So ẹni tó sì ní ìmọ́tótó náà wà nínú àwọn ǹkan tí mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun.

Ah! Ètò ìdárayá mi o rí ṣomehow kó sì ní ẹ̀tọ́, kò sí ibi tí èmi ò ti lè ṣe ìdárayá, kò sí ibi tí èmi ò ti lè ṣe nǹkan tó bá wù mí níwọ̀n, àti yẹ́ pé èmi mo là kúkú tí mo fẹ́ lọ, tí mo bá fẹ lọ ṣe ìdárayá, so gbogbo ìgbà ni ó máa ṣe mi tí mo bá ní mo fẹ́ lọ ṣe, kí ibi tó bá wù mí mo ti lè lọ ṣe ìdárayá ìgbà mín tí n màá kokọ́ ju máa kọ́kọ́ lọ sí cìnẹ́mà, màá lọ wo fíìmù n bíbẹ̀, à máa lọ wo eré ìtàgé bó ṣe live one ni, bó ṣe tó rí fiimu ni, màá lọ wo eré ìtàgé, ti n ba ti wá ṣe iyen tan màá lọ sí ibi tí a ti máa ń wo bọ́ọ̀lù íbẹ̀ màá ti wá wo bọ́ọ̀lù n bíbẹ̀, màá lọ gbádun ara mi níbí bẹ̀, à ń lọ wo ló máa pariwo, a ló máa jíyan tó bá ti jíyan tan ẹni tó bá wini náà ló wini, à máa lọ sílé tí bawá ṣe iyen tọ́n táyé bá tun wá à à lọ sí boya Beach, mò á lọ sí boya Beach, ibi bar Beach yẹn máa kan lọ jù kó ṣe ti òkun ni máa gba tẹ́gùn, màá gba fiímú, màá rán òun yẹn, ìbẹ̀ emí náà in n máa ń gbá bọ́ọ̀lù náà kò ṣe kò dàbí èyí tí mo máa ń lọ wo bọ́ọ̀lù yẹn so, a máa ṣere ń bi bẹ̀ dáadáa. Ìgbà mí dẹ̀ ní ó sì lè jẹ́ pé gaming center ni, máa lọ tín bàti lo sí gaming center ibẹ̀ kò sí oríṣiríṣi game tí kò sí níbẹ̀, o lè máa gun jangilófà lọ́kè tó máa ma yí ẹ̀, èyí tí mo ìmí ò mọ̀ kán lọ máa lọ gun jangilófà, èyí tí ò mọn gbé o wọ́nu mo máa oru, ìgbà mí dẹ̀ ni mo máa lọ ṣe híde and seek i, ìgbà mí ni mo máa lọ gbá afe ni bibẹ̀, ìgbà ní dẹ̀ ni ó lè jẹ́ vídíò games náà ni wa lọ gbá ní ibi bẹ̀, so kò sí èyí tí ètò ìdárayá mi tí ò yẹ, èyí tí a bá sọ pé tọ́, èyí tí mo fẹ́ ṣe òun ni mo máa ṣe, tó tin bá sì lè ṣe mo máa ṣe ìdárayá tó máa tẹ́mi lọ́kọ̀n, kò ṣe èyí tí màá ṣe ni a bọ̀.

Ah, kò sí ìgbà tí èmi ò kí n ṣe ìmọ́tótó láarọ̀ kùtùkùtù. Ti n bá tí jí láarọ̀ ni mo máa ń ṣe ìmọ́tótó inú ilé mi torí kò dá kí ẹ́eyan máa sún nínú idòti. Emí sì jẹ́ ẹni tó jẹ́ pe mio like ki máa sún nínú odour tí n bá ti jí láarọ̀ kùtùkùtù. Ma kọko kirun, tí n bà ti kírun tan tí mo máa ti jí tán. Màá mú ìgbálẹ̀, màá fi gbá yàrá mi. Tí n ba ti mú igbale, ti mo ba fi koko gbá yàrá mi. Màá lọ sí àwọn ìta, ìta ọ̀dọ̀ mi ibí fàrándá mi. Màá lọ gbá gbogbo ẹ̀. Tí n ba ti gbá gbogbo ẹ̀ tán, màá mú mọ́pù màá fi nu ilẹ̀ tí n ba ti nu ilẹ̀ tán. Tí n ba ti ṣe yẹn tán, màá wọ kísíìnì lọ. Màá lọ fọ àwọn abó, ti n bá ti fọ àwọn abó tán. Àmọ kí n tó gbálẹ̀, màá kọ́kọ́ gbon gbogbo àwọn ètà àwọn aláǹtakùn tó bá wà nínú ile, màá gbọn ojú wíńdòw mi nú, màá nu ojú wíńdòw náà nù. Màá ti gbé bẹ́ẹ̀dì mi síta torí mo mọ̀ pé mo fẹ́ ṣe cleaning inú ilé ni mo fẹ́ tun inú ilé tó. So kò lè bá mọ̀. Màá nu gbogbo ẹ̀, màá nu gbogbo ibí angle, màá nu ibi tí àwọn aláǹtakùn wà. Màá nu gbogbo ẹ̀ dáadaa. So tí n ba ti ṣe yẹn tán, tí n bá ti ṣe yẹn tán, màá ṣẹ̀ṣẹ̀ wá wọ kísíìnì lọ. Màá lọ fọ gbogbo àwọn àbó, màá gbá gbogbo ibẹ́yẹ̀n náà, màá nu inú, màá fi mọ́pù màá fi nu inú àwọn inú ìṣẹ́, màá fi nu gbogbo ẹ̀. Tí n ba ti ṣẹ́ iyen náà tán, màá wọ inú balùwẹ̀ lọ, màá lọ gbon aláǹtakùn ibẹ́yẹ̀n náà. Màá mú ọṣẹ, màá mú hypo, màá fi fọ, màá mú jík, màá tún fọ inú ibi tí a máa ń yàgbẹ́ sí yẹn. Màá tún fọ inú ibẹ̀ tí mo máa mú, màá wa ponmi sílẹ̀, màá gbé bẹ́ẹ̀dì mi wọlé padà, màá fi aṣọ sí i. So mo máa ṣe imototo yen láarọ̀ kùtùkùtù torí n ó gbọdọ̀ pẹ́ tí màá rí pé màá le pẹ́, o máa rẹ̀ mi. So máa tètè lọ jí ṣe gbogbo àwọn kíní yẹn ni kí n tó ni pé mo fẹ́ dáná mo fẹ́ jẹun. So bẹ́ẹ̀ni mo màá n se'mọ́tótó ní àárọ̀ kùtùkùtù.

À, mo máa ń kojú àwọn ètò ibi iṣẹ́ dáadáa lóorekoore, torí ó máa ń ní, ẹ́, irú ètò tí mo máa lo ti mo ba fẹ́ kojú íṣe ya. Toba jẹ pé wọ́n fún mi ní iṣẹ́ kan tí mo fẹ́ lọ ṣe, màá kọ́kọ lọ ṣe wádìí tí màá ní lọ ṣe wádìí. Tí mo bá lọ sọ́dọ̀ àwọn tó jù mí lọ tán ní imoo nípa rẹ, máa lọ sí ibi ibẹ̀, bá lọ bèrè nípa rẹ̀, wọ́n máa fún mi ní àwọn ǹkan tí màá lò tí màá fi ṣe gbogbo ẹ̀. Ti won ba ti fún mi, ti èmi náà ba ti wa lọ ṣe ìwádìí, màá gbé lọ sí ọ̀dọ̀ ọ̀gá, màá ní kí wọ́n jọ́kòó ki won bá mi yẹ̀ wo. Ti won ti bá mi yẹ̀ wo, ti wọ́n bá wípé ó da hẹ́n. Ọ̀, ìwádìí tèmi ni ò ṣe ó lè gba mi lọ́jọ́ méjì, kì í fi lọ bèrè àwọn èèyàn. Torí pé mo fẹ́ lè máa lọ síta, màá lọ sí wádìí lọ́dọ̀ àwọn èèyàn. Màá máa sì lọ síta lọ́dọ̀ àwọn tí wádìí wọn. Oríṣìíríṣìí ìwádìí ni mo máa sì máa tún lọ sórí íńtánẹ́ẹ̀tì, màá lọ ṣe wádìí, màá lọ sí ibi tí wọ́n ń kó ìwé sí yẹn library, màá lọ mọ àwọn ìwé tí mo ní. So oríṣìíríṣìí ìwádìí ni mo máa ń ṣe, tó bá ti jẹ́ pé mo fẹ́ ṣe iṣẹ́ kan fún mi tí wọ́n máa ń fún wa ní ibi iṣẹ́. So bí mo ṣe máa ń kojú àwọn iṣẹ́ tó jẹ́ pé tí ẹnì tètè máa dé ní àárọ̀ kùtùkùtù, torí pé, ẹ́, ibi kan tán kọ́npénì pẹ́kín, mo máa pẹ́ dè, máa tètè jí láàárọ̀, màá tètè jí lọ sí ibi iṣẹ́. So gbogbo àwọn ẹjọ́ wẹ́wẹ́wẹ, kéékée yẹn, mo ò fẹ́ jẹ́ kí wọ́n máa sọ̀ sí mi lásán. Mo jẹ́ ẹni tó jẹ́ pé màá tètè dé sí ibi iṣẹ́, màá gban ibi tí mo ń jókòó, màá nu gbogbo ẹ̀. Kí gbogbo ẹ, ki n le máa wa ní ìmọ̀tótó, máa múra ní ìmúra ti jẹ́ pé ìmọ̀totó ni. Àwọn èèyàn máa ń sọ fún mi, "Hmm, àwọn eeyàn náà ni." So, bọ̀ tó bá ṣe pé tókùn iṣẹ́ tó jẹ́ projẹ́ẹ̀tì ni, à, mo máa fi gbogbo èmi mi sí iṣẹ́ tí mo fẹ́ ṣe ni ki n le ba máa le ní wàhálà ni. Ìṣe ẹ́ ko ma lè bá fún mi ní wàhálà, so mo máa fi gbogbo ǹkan fi ṣe iṣẹ́ mi.

Kò sí ibi tí mi ò tíì lò lọ ṣe ìsinmi títí ẹ̀mi ò rí bí tó bá ti wù mí, mo ti máa lọ ṣe ìsinmi. Mo lè jẹ́ láàárọ̀ nísìnyí kí sọ pé mo lọ sí sinimá kí n lọ wo fíìmù, so mò máa lọ wo eré tàgé ní sinimá. Tó bá sì ti ṣe ẹ̀, nǹkan tó bá ṣe pé mo fẹ́ lọ sí ilé, ẹ, bọ́ọ̀lù lọ wo bọ́ọ̀lù ibẹ̀ náà, mo máa lọ wo bọ́ọ̀lù ibẹ̀. Só mó n ó sinmi náà ni, mo sì ń gbafẹ́ ní ibi ibẹ̀. Oríṣìíríṣìí ló wá ṣẹlẹ̀ ní ibi ibẹ̀ ní ilé bọ́ọ̀lù. Àwọn mìí ma win àwọn mìíràn, so wọ́n máa ń pa ariwo, ibẹ́ ṣá máa ń gba chaotic ní ibi ibẹ̀. So ó dẹ̀ máa n dùn. Ìgbà mìí dẹ ni màá lọ sí, ẹ́, Bar Beach, màá lọ gbafẹ́ ní ibi ibẹ̀. Tí mo bá sì ti dé Bar Beach, àwọn èèyàn wá tó máa pọ́n bẹ̀, so ibi ibẹ̀ máa ń dùn bí mo ṣe máa ń lo ìsinmi mi ojú bayẹn lọ. Ìgbà mìí dẹ ni màá lọ sí, à, gaming center. Tí màá lọ sí gaming center, oríṣìíríṣìí ló wà níbẹ̀. Àwọn tó ń lo chess, àwọn tó ń lo arcade, àwọn mìí máa n gun jangilófà ní ibi ibẹ̀. So à mí dà máa play video games ní ibi ibẹ̀. So oríṣìíríṣìí, ẹ́, eré tó, tí èèyàn lè ṣe ló pọ̀ ní gaming center. So ó wá depend lórí nǹkan tí, à, mo bá fẹ́ ṣe ní ibi ibẹ̀ ni mo máa n lo. So èmi máa ń lo ìsinmi mi ní ibi ibẹ̀. Ọjọ́ tí mo dẹ̀ máa n lọ bí ọjọ́ Saturday àbí ọjọ́ Sunday, òun ní mo máa lọ. So ó jẹ́ pé, ó jẹ́ pé ọdo ni mo máa n lọ ibẹ̀, ìgbà yẹn ni mo máa ní ìsinmi, so ìgbà yẹn náà ni mo máa n lọ sí ibi ibẹ̀ ìgbà yẹn. Ìgbà mìí dẹ ni mo ti lè wá n lé kí n sùn tún di jáde ráárá. So ó depend mood tí mo bá wà, oun ni mo máa lọ si sinmi. Ìgbà mìí dẹ ni màá wá pẹ̀lú àwọn ẹbí mi, aa mọ rẹ̀rìn, à mọ ṣe, à mọ ṣe gbogbo ẹ. So bẹẹ ki mo ṣe máa ń lo ọjọ́ ìsinmi mi.

Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ni mo máa ń lo sunscreen, mo máa ń fi dáàbò bo òòrùn, mo máa ń fi sára torí tí n bá fẹ́ jáde nígbà mìíràn tí òòrùn bá mú, mo máa ń lò ó sí ojú mi, mo máa ń lò ó sí ara mi. So oríṣiríṣi ló tiẹ̀ wá wà, oríṣiríṣi product ni ó wà. So mo máa ń lo ìdáàbò bo sí gbogbo ojú mi kí ó lè bá ni sunburn. So mo jẹ́ ẹni tó ṣe wí pé, o eh, mo dẹ̀ máa tún lo, ìgbà mí mo máa ń lo afọ́jú àbí kí ni wọ́n máa ń pè sunglasses náà tí mo bá fẹ́ jáde torí òòrùn, òòrùn ò ní jẹ́, ló ń jẹ́ kí n máa fi bẹ́ẹ̀ lo. Oríṣiríṣi rẹ̀ ni mo máa ń lo. Àfi ọjọ́ tí mi o bá jáde ni, nìkan ni mo kin lo ìdáàbò bo òòrùn sí ara mi. But tó bá je wípé ibi tí mo bá n lọ ò jínna, or tí mo bá n travel, mo máa ń kó gbogbo àwọn nǹkan báyen náà sínú, inú ẹrù mi torí òòrùn. Èmi ò jẹ́ ẹni tó like òòrùn rárá. Mi o nífẹ̀ẹ́ òòrùn paapáa. So mo máa ń fi bẹ́ẹ̀ lo ìdáàbò bo òòrùn. Kódà bi mo feẹ́ ni gbogbo ojoojúmọ́ ni tí n bá fẹ́ jáde, òhun ni mo máa ń lò o. Ìgbà mí gan lo jẹ́ pé òòrun lè máa yọ, màá tún lò torí mo mọ ìgbà tí òòrùn máa jáde. So mo máa ń lo ìdáàbò bo òòrùn. Ó dára púpọ̀. Àwọn, àwọn dókítà dẹ̀ ti, wọ́n ń sọ pé ká mọ́ ọ̀ lọ torí ojú wa kó má lè bá a ní sunburn ni ojú. So ó dáa fún ìlera ara náà, ó dáa fún ìlera torí ki ará mọ́ lè bá a bàjẹ́ kí àwọ̀ ara wa kó má lè bá a bàjẹ́. So mo máa ń lo ìdáàbò bo ojú lóòrèkóòrè tín bá fẹ́ jáde torí òòrùn. Mo máa ń lo ìdáàbò bo ojú. Áti pé dókítà mọ aṣọ irú èyí yìí tó máa lò. Ó bá ti, tí iwo náà bá ti dé ibi tó fẹ́ ra, tó fẹ́ ra ìdáàbò bo òòrùn sí ara e. Wà á ra oríṣiríṣi risi, wà á mú èyí tó bá ti wu ẹ̀. So mo máa ń lo ìdáàbò bo òòrùn sí ara dáadáa.

Ah! Ojoojúmọ́ ni, ojoojúmọ́ ni koda bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, fóònù mi sì ń gbóná náà bayi torí wípé torí wípé mo máa ń lo koní ìsinmi. Ìgbà tí fóònù bá ní ìsinmi ò jù ìgbà tí mo bá fẹ́ sùn lo Bí bá fẹ́ sùn gan tí iná bá ń bẹ, màtúntì bọ́ná, ṣó o tún máa gbóná àfi tó bá fùlù ni kò kí n gbóná mọ́. So, èmi máa ń lo fóònù nítorí ǹkan púpọ̀ tí mo máa ń ṣe. Ìgbà míì máa ní mo fẹ́ wo mú-- eh, eré ìtàgé lórí fóònù mi, mo máa wo eré ìtàgé. Ìgbà míì mo fẹ́ gbo orin, màá gbo orin. Ìgbà míì mo de fe ni mo fẹ́ gbá géèmù lórí fóònù mi, mo máa n lo. Ìgbà míì mo fẹ́ pé, mo máa n lo. Ìgbà míì tí mo bá ní mí́tìǹì, mo máa n lo fóònù mi. Ìgbà míì deni o le jẹ pé mo máa tan íńtánet mi, màá bá àwọn èèyàn sọ̀rọ̀, màá wo orí Facebook, màá wo orí WhatsApp, màá wo orí Instagram, màá de wọ̀ orí Twitter Ìgbà míì mo máa ṣe Zoom, mo máa ṣe mí́tìǹì mi. So, ó mọ́ gbogbo àwọn kíní ìyẹn ó máa ń jẹ́ kí ó, fóònù mi kó gbóná so. Bẹ́ẹ̀ ni, ojoojúmọ́ deni mo máa ń lo, o máa ń to wákàtí, wákàtí ogún, e, eh, wákàtí méjì lé ní ogún nínú wákàtí mẹ́rin tó lé ní ogún. So, mo máa ń lo fún twenty two hours a day. So, two hours tí tó kù yẹn náà ni mo máa fi ń sùn. So, ó máa n ojoojúmọ́, ojoojúmọ́ ni, ojoojúmọ́ tiẹ̀ ní fóònù mi máa ń gbóná tí mo bá ti ń tẹ só ko.

Bẹ́ẹ̀ni, mo kẹ́yìn lọ sí ibi orin ní ọdún tó kọjá, torí ọdún tó kọjá jẹ́ ọdún tá a máa mú ká lọ tá a máa ṣe ọdún December ká tó wọ̀, à, ọdún tuntun. Ní ìbẹ̀ gbà ọdún, mo kẹ́yìn lọ sí ibi orin kẹ́yìn torí oríṣiríṣi concert ló pọ̀ ju ìgbà.

Eh mo kúkú lágbàlá òjò mo gbé sílé ni mo ni àmú kan tó jẹ́ pé tójọ ba ń rọ ìbẹ ló máa ma rọ sí, so mo ní àgbàlá òjò dáadáa torí láyé ijọun nǹkan tí àwọn èèyàn ń lò nu ilé wọ́n máa níbí tó jẹ́ pé wọ́n máa gbé amù sí, to je pé tójọ ba tí ń rọ ìbẹ ló máa ń dúró títí tí o ní ni wàhálà ni inú so ẹ̀mí ní àgbàlá òjò dáadáa mo ní àgbàlá òjò ẹ̀mí náà máa ń gba ọ̀ṣọ̀rọ̀ tí òjọ ba rọ̀ máa ń gba dáadáa torí omi òjò dá lára náà omi òjò dá lára a lè fi wẹ a lè fi múmi a lè fi dáná so mo máa ń gba mo ní ibi tí òjò òjò wà ọ̀ṣọ̀rọ̀ òjò mo ní ibi tí ó máa ń dúro ṣo mo ní ibi tí mo máa ń gbé àwọn eh àwọn amù mi tó jọba rọ̀ gan gbogbo àwọn ike tí mo bá nílé ni mo máa ń tò sí ibi tí òjọ ba ti ń rọ̀ kí n lè ra gba omi òjò so mo ní àgbàlá òjò dáadáa tí ò ṣe éyọ̀kan tí ò ṣe méjì wọn pọ̀ yanturu àti pé èmi náà máa ń jáde mo máa ń wẹ̀ nínú òjò so ẹ̀mí náà máa ń gba àgbàlá òjò sí orí ara titèmi, so ò depend lórí nǹkan tí mo fẹ́ bá fi òjò eh omi òjò ṣe, oun lo máa jẹ́ kí n gba àgbàlá òjò so bẹ́ẹ̀ ni mo ní àgbàlá òjò dáadáa.

Mo máa ń bẹ Ọlọ́run. Tí mo bá ti síìnì, mo máa ń bẹ Ọlọ́run. Mo máa ń bẹ Ọlọ́run tí mo bá ti sín, tí mo bá ti lé jí làárọ̀ kutu ma kọ́kọ́ lọ ṣe aluwala náà, máa ṣe àluwala máa lọ kírun. Bí m bá ti ń kírun náà, ni máa ti mọ jẹ́ owó ẹ̀ṣẹ̀ mi. Gbogbo ohun tí mo bá ṣe láàárọ̀ lọ́sàn-án lálẹ́ wa jẹ́ wọ gbogbo ẹ. Kódà èyí tí mo ti gbàgbé gan an máa tún tọrọ aforí jíì pé tó kí Ọlọ́run jọ kó ṣá inú èèyàn ni, Mii mọ nǹkan tí mo ṣe kó ṣá forí jíì fún gbogbo ẹ̀. So, mo máa ń sìn, mo máa ń sìn dáadáa. Èyí tí mo mọ́ jáde, èyí tí mo wọ̀, èyí tí mo rántí àti èyí tí mo ì mọ́ rántí nínú àwọn ẹ̀ sìni mi, mo máa n sọ fún Ọlọ́run pé kó jọ kó dárijì gbogbo ẹ̀ṣẹ̀. So, mo máa ń tọrọ̀ idáriji ẹ̀ṣẹ̀ daadaaa. Ó jẹ́ pé èèyàn náà ni mo ṣẹ̀, màá lọ sínú, èé, ọ̀lọ́, màá lọ sọ̀dẹ̀ ẹni èyí tó ṣe pé ó rí fóònù náà ni. Màá pè é lórí fóònù, màá ní kó jọ kó má bí inú àwọn ẹ̀ṣẹ̀ tí mo bá ṣe, tí mo bá sìn sí. So, mo máa ń tọrọ idá riji ẹ̀ṣẹ̀ dáadadaada, mo dẹ̀ máa ń bẹ àwọn èèyàn. So, ó jẹ́ ẹni tí tó bá ti ṣẹ̀ tí mo bá ti mọ̀ pé mo ti sìn ni báyìí, mo ti mọ̀ pé tọ̀, yes, mo ti sìn sí ẹni yìí, màá lọ bí ẹni è, màá ní kó jọ kó má bí inú, kó má wo nǹkan tìtẹ mi, kò rí, ba hun máa sáláa gbogbo ẹ fún. So, ńjẹ́ ẹni pé ó máa ń tètè mọ ẹ̀ṣẹ̀ rẹ níṣẹ́, ó jẹ́ ẹ máa mọ síìnì ẹ ni síìnì. So, bẹ́ẹ̀ ni nǹkan tí mo máa ń ṣe ni. Bí mo bá ti sìn, màá lọ sí ọ̀dọ̀ ẹni yẹn, màá pè ẹni è, màá lọ dárí jíì. Or kí n lọ sọ́dọ̀ Ọlọ́run, kí n bẹ Ọlọ́run pé kó jọ kó fi orí ẹ̀ṣẹ̀ mi kó fi jìmi, kó fi síìnì mi kó fi jimi. So, kò jù bahun naa lọ́.

Mo máa ń lo, mo máa ń lo gán tí n bá fẹ́ pa yàn ní abi ti n ba fẹ́ pa yín, Mo máa ń lo, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ jẹ. Ó dẹ jẹ́ pé èmi mo máa ń ṣe vigilant ni òru ní bá ti lọ ṣíṣe àwọn òru báyìí, mo máa gbé pístù dáàní which is ẹ̀rọ ìdákẹ́jẹ́ mo máa ń lo. Ìgbà mí mo máa ń fi lò fún protection like mo máa ń fi ṣe ìdáàbò bo ara mi ni. Tẹlómi bá wà lòòru ọ̀ganjọ́, tó bá ti wà, máa gbé ẹ̀rọ ìdákẹ́jẹ́ mi, máa fi pa rá àwọn nǹkan tí mo bá rí-- tó ṣe pé èèyàn ní bó ṣe pa àyàn ni, bó bo ṣe pé ẹbọra ní, màá fi ẹ̀rọ un ká ìdákẹ́jẹ́ mi, màá fi pa awọn èèyàn lọrùn èèyàn torí """""ò jẹ́ nǹkan tó jẹ́ pé""""" ò jẹ́ nǹkan tó jẹ́ pé kò wà lìga. Wọn, wọn, wọn fọ́wọ́ sí ká mọ́ gbà àmu. Èmi lọ́ gba títè ní èyí tó yẹ pé ọ é témi lọ̀ lọ́mo. Mọ tí ṣe awọn documeti tọ wá nbè mo tí ṣe àwọn ìwé tí mo lè lò, tí mo lè máa fi lò ẹ̀rọ ìdákẹ́jẹ́, mo ti gbà lọ́dọ̀ ìjọba. So, mo lẹ́tọ̀ọ́ ati mo ń lò ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́ dáadáa lóòrèkóòrè torí wípé mọ lè pàdé ẹní tó jẹ́ pé ó lè fẹ́ ṣe kú pa mí. Èmi náà máa mú ẹ̀rọ ìdákẹ́jẹ́ mi náà, èmi náà ó fi pa òun náà. So, mo jẹ́ kò sì, kò sì tín bá sì ti pa àwọn èèyàn tí mọ̀ pé hùhùn ẹ̀wo ló ṣe nǹkan tí ó tó ọ ṣe. Ọlọ́run gán fọwọ́ sí àwọn ǹkan tí èèyàn ṣe, àwọn government gan mọ̀ pé hùn mo lẹ́tọ̀ọ́ sí ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́ yìí. So bẹ́ẹ̀ni, èmi máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́ dáadáa. Mo nì, mo ní, mo máa ń lò, mo dẹ̀ ní. Tí n bá sì fẹ́ pẹ́ ẹran náà, wọ""""Moti.

Ní èmi tí mo ra pístùlù, mo máa, tí mo, tí mo rẹrọ idakẹ́jẹ́jẹ́, mo máa lọ sí ìṣègùn ọdẹ torí ó pọ̀ ní bí i bà tí mo tẹ̀wá àwọn tó máa ń lọ sọ ọdẹ, ó pọ̀ gan. Mo máa tẹ̀lé wọn lọ. Ìgbà mìíràn ló lọ sí ọdẹ, wọn máa lọ fún odidi oṣù kan gbá ko, a máa pa oríṣiríṣi àwọn ẹran ní ọdẹ. Ìgbà mìíràn ẹlòmíràn lè pa ejò tí ó gbe jó wálé. Ìgbà mìíràn ní ó sì lè pa, ẹ, ó ní ẹran kan bá i-ìkòkò, o lè pa kòkò kò gbé kòkò wálé. So a máa ń he ìkòkò ajegun jeran, a máa ń pa. Bí wọ́n bá ti pa, wọ́n máa gbé wá lé, àwọn èèyàn máa yìn wọ́n, wọ́n máa pariwo, wọ́n máa da iná, wọ́n máa da iná, wọ́n máa fi ìkòkò, wọ́n máa Ìgbà mìíràn ẹlòmíràn lè pa laya o, o lè pa layan tí ó gbe wá sí inú ìlú pé ó ń pa layan, but èèyàn tí ó pa layan náà mọ̀ pé èmi yóò lọ si. So, so ó jẹ́ ẹnì tó pé èmi máa ń lọ mọ́tí lọ oṣù kọ, oṣù tó kọjá gan ni mo bá wọ́n lọ sí, ẹ, oko ọdẹ rí ìṣègùn ọdẹ, mo lọ sí ibẹ̀ dáadáa lórísi siri tade a máa ń ṣe àjọyọ̀. Ìwọ tó sì lọ sí ìṣègùn ọdẹ, ó jẹ́ ẹni tó fẹ́ pé ìwọ náà mọ̀ pé o dà dúró, o gbọdọ̀ ní àṣẹ ní ara. So, bẹ́ẹ̀ ni, o ti lọ sí ìṣègùn ọdẹ lórèkórè lásìkò nígbàkígbà tó bá wù mí. Ìgbà tó bá ti ní ó ti yá táwọn tá jọ máa ń lọ tán, tó bá ti ní ó ti yá, ìgbà náà ni èmi náà máa lọ sí ìṣègùn ọdẹ. Ìgbà tára mi o bá yá, màá jókòó sílé ba ní mo ò lọ bọ́, torí ara mi bá yá sí, kí n já lọ sí ìṣègùn ọdẹ. Hìhùù. Mo ń kọ ẹnu pọ̀, mo ń yí ẹnu, mo máa ń lọ nítorí mo mọ̀ pé, àh! Mo máa wà fún ọ̀nà bà náà anxiety tí ẹ̀ n bá lọ sí ìṣègùn ọdẹ, so mo máa ń lọ dáadáa.

Kò sí àwọ̀ temi ò fẹ́ràn jù. Mo fẹ́ràn dúdú, mo fẹ́ràn pupa, mo fẹ́ràn yellow, mo fẹ́ràn green. Oríṣiríṣi àwọ̀ lẹ mí like. Mi ò fẹ́ èyí, mi ò ní pé eyií tí àwọ̀ kan tí yàn ò le ní torí. Bọ̀ọ́, ó jẹ́ pé àwọ̀ méjì ló wà. Àwọ̀ pupa, àwọ̀ dúdú, àwọ̀ dúdú, eh, chocolate, àwọ̀ brown, àwọ̀ yellow. Oríṣiríṣi. So, èyí tí ó bá ti wù mí ni mo máa ń lò. Èyí tí, ọ, eh, mí mi bá ní ń, tó le lò ó ní, òun ni mo máa ń lò. Èmi ò ní pé favourite kan ni kíni. Àmọ́ àwọ̀ tí mo like jù, àwọ̀ ara mi ni mo like jù. Mí o like àwọ̀ ẹlòmíí. So, tí àwọ̀ ti tèmí bá ṣà ti da, I'm good to go. And then, wáyé pé ẹni tí mò ń bá rí ní àwọ̀ ti ẹ̀ náà dá, à, eh, kò sí ǹkan kan tí ó, ó bá jẹ ni ìbẹ̀. So oríṣiríṣi àwọ̀ náà ni èmi n like. Kò sí èyí tí mo ní ìfẹ́ sí jù. Gbogbo àwọ̀ ni àwọn ń jẹ. Èmi ò dẹ̀ ní, eh, ìjàmbá ẹro ọ̀kan sí àwọ̀ ẹlòmíí. So, tó bá sì tì jẹ́ pé àwọ̀ tí mo like jù, àwọ̀ náà dà. So, àwọ̀ oríṣiríṣi rẹ̀ ni ó wà. Oríṣiríṣi àwọ̀ ló wà. Oríṣiríṣi. A ní blue, a ní pupa, a ní dúdú, a ní funfun. So oríṣiríṣi ló wà. Èyí tó bá ti wù mí ni mo máa ń lò. So kò ṣe pé mo dúró lórí àwọ̀ ẹyọ ọ̀kan. Oríṣiríṣi àwọ̀ ni mo like. Èmi de ẹ discriminate nínú àwọ̀ rárá, rárá. I discriminate èyí tó bá ti wù mí. Tèmi bá ṣe èyí tó bá wù mí mó lé wọ nínú ilé. So, mo ní ìfẹ́ sí àwọ̀ ẹyọ ọ̀kan. Gbogbo àwọ̀ ni mo ní ìfẹ́ sí i oo.

Nígbà wo ni o kẹ́yìn fo? Mo kẹ́yìn fo lọ́dún tó kọjá torí mo ní wing lápá, ìgbà wo ni mo fo láàsti? Ìgbà tí mo fo náà nu, mo fo láti-- ehn mo, mo travel láti ìlú Nigeria mo travel lọ sí Singapore so mo lo eh inú ẹ̀rọ tó máa ń gbéyàn fo lórí òfurufú, òun ni mo lò. So ó gbé mi lọ jìnà jìnà torí kò easy kí ẹ̀rọ-- ẹrú kọ́kọ́ bà mí ojú fèrèsé ni mo jókòó sí nígbà tí a wọnú ẹ òkọ̀ tó gbé wa ní ojú òfurufú nígbà tí a fẹ́ fo. So, mo wa ń wo àwọn ileele, ẹrú bá èèyàn tó dé bíi kan tó se pé eh ojú òfurufú ó dúdú kò clear, gbogbo ẹ̀ dàrú. So ẹrú bá èèyàn gan-an ni àwọn èèyàn ṣa, ń ṣ'àdúrà pé kọ́'lọun ṣ'àánú fún wọn bí i tẹ̀ dé ibẹ̀ rí, kọ́'lọun ṣ'àánú. So ìgbà tí mo fẹ́ ni mo fẹ́ kẹ́yìn fo ni and it was nice experience torí ìgbà yẹn mo pàdé àwọn èèyàn oríṣiríṣi a sọ̀rọ̀ a rín ẹ̀rín. Gbogbo nkan ló ṣẹlẹ̀ ẹlòmíì tún ń fún wa ní ǹkan pé ká jẹ́. Though, àwọn ẹni tó jẹ́ steward wọ́n sọ fún wa pé ká maá tàn fóònù wa so á ri ibi tàn fóònù torí ó máa cause interference fún ǹkan tí ó bá wà. So ìgbà tí mo kẹ́yìn fo náà ni ọdún tó kọjá nígbà tí mo fẹ́ travel kúrò nínú ìlú lọ sí eh Singapore nígbà tí mo kẹ́, kí rẹ́yìn fo láàsì náà ni. So bẹ́ẹ̀ni ọdún tó kọjá ni. Ó dẹ̀ ló, a dẹ̀ ló tó um wákàtí mẹ́ta nínú, nínú ǹkan tó gbé wa fo à lo to wákàtí mẹ́ta ni bẹ́ẹ̀.

Ah! Èmi ma n jẹ́ ẹni tó máa ń tètè ń pàrọ̀ ọkàn, mo máa ń pàrọ̀ ọkàn gan-an ni torí tí iṣẹ́ bá ti pọ̀ ju mi lọ, mi ò ní mọ iyè ìdí tí ó yẹ kí n ṣe àti èyí tí ò yẹ kí n ṣe láwọn àsìkò. Mo jẹ́ ẹni tó yẹ kó máa ní pàrọ̀ ọkàn lásìkò, nkan dẹ́ má tètè sun mi, so tí máa ti ri pe eléyìí sún mi, màá tún gbé imi, ìwà tí ò le dá ni, torí mo gbọdọ̀ kọ́kọ́ parí ikàn na kí n tó bọ́ sí orí mi. So mo máa ń tètè, ẹ, mo máa ń tètè jẹ́ kí ǹkan ń sun mi ni tí iṣẹ́ bá ti pọ̀ ni. Mo máa ń tètè sun, mo máa ń pàrọ̀ ọkọ̀ gan-an, mo máa ń dúró lórí pé, "Hmm, màá ti parí eléyìí tán," òun ni mo máa lọ sí orí ibòmí. So àti pàrọ̀ ọkàn mi, ó máa ń, ó máa ń le gan-an ni, kò n ṣe pé ǹkan tí mo kàn lé ní mo fẹ́ decide láti pàrọ̀ lẹ́ẹ̀kan tóri, tí n màá ní mo fi, tí mo bá pàrọ̀ ọkàn tí mo bá ṣe iṣẹ́ kan tí mo bá ní mo pàrọ̀ ọkàn, èmi na ni mo padà, mo tún máa padà sí ibẹ̀. So káàkà tí màá máa fi ní mo ń lọ, mo ń bọ̀, so màá dúró sí orí ìbẹ̀ pe mo ní mo fẹ́ ṣe eléyìí tán kí n tó mu ìmi so, ìparí ọkàn mi tí iṣẹ́ bá pọ̀ ó máa ń le gan fún mi. Tí n bá ti parí èyí tí mo ń ṣe, mo lè bọ́ sí ibòmí. Bóyá oti e wa jẹ́ pé nínú èyí tí mo bá ṣe tí mo bá ní èyí tó jẹ pé mo máa lọ ṣe ìwádìí, màá lọ sọ́nà ohun tí ó mọ̀ ju mi lọ, màá lọ ṣe ìwádìí, ìgbà mii màá gbé sórí íńtánẹ́ẹ̀tì, ìgbà mii màá lọ sí ibi tí wọ́n ń kó àwọn ìwé ìwé tó tó, mo lọ se ìwádìí nínú rẹ, ki to paarọ kan lórí èyí tí èmi ti ni si project yan last. So mo jẹ́ ẹni tó hẹ́ pé kó tó lè pàrọ̀ ọkàn, ó máa ní ǹkan tí ó ní kí mi ní ẹyìn rẹ̀ kí n tó pa arọ̀ ọkàn. So àti pàrọ̀ ọkàn mi kò easy fún mi láti ní pé mo kàn fẹ́ ní mo fẹ́ pàrọ̀ ọkàn tí ó bá ti ní èyí tí ìdí tó ní pàtàkì ní inú.

Bẹ́ẹ̀ni mo máa ń pa ohun ọ̀san ṣara dáadáa gan-an. Nitori tí mó fẹ́ jáde, ó jẹ́ nǹkan tó yẹ kó wà nínú àwọn ògè to obinrin máa ń lo. Mo máa lo yẹtí góòlù, mo máa lo, ah, èyí tó jẹ́ ti tọ ọrùn, necklace, èyí tó jẹ́ ti ẹsẹ̀, ko dà. Mo máa ń lo ọ̀ṣọ́ sí ọwọ́ mi. So mo jẹ́ ẹni tó yẹ pé kò sí ibi tí mo báa fẹ́ jáde lọ, mo máa lo ohun ọ̀ṣọ́ sí ara gan-an. Ó máa ń jẹ́ kí èèyàn lọ nǹkan, èèyàn lọ. Ó máa ń jẹ́ kó gbé ẹwà èèyàn jáde dáadáa. So mo máa ń lo ohun ọ̀ṣọ́ dáadáa sí gbogbo ara títí èmi ò le dá. Ó máa ń jẹ́ kí mi fine síi, ó máa jẹ́ kí gbogbo ẹwà mi kó jáde so. Mo jẹ́ ẹni tó jẹ pé ó máa ń lòó lóòrèkóòrè n'ìgbàkúùgbà tí ó jẹ́ pé nǹkan kò ní dá mi dúró, só ti lọ ni ǹkan kò ní dá mi dúró, ǹkan kò ní nimí lára ní irun. So èmi máa ń lo ohun ọ̀ṣọ́ lára, kó ṣe pé ó ń fún mi ní ǹkan tí ò dá ní ara. So ó jẹ́ èyí tó jẹ́ pé ó máa ń mú ẹwà mi jáde dáadáa. So mo máa ń lo ohun ọ̀ṣọ́ sí ara.

Bẹ́ẹ̀ni, mo ti lọ sọdẹ rí, kò i seẹ̀kan. Ko i seemeji ni mo ti tèlawon, ẹ́, daddy mi àwọn tó ju mi lọ lọ se ọdẹ. Though ẹ́, experience yẹn ó léwu kinni yen ni ẹ̀wu púpọ̀ nínú pé o gbọdọ̀ ṣíná, o gbọdọ̀, o gbọdọ̀ pẹ́ lẹ́yìn torí ah, ó ní ewu gan, ó ní ewu ni inú. To jẹ́ pé ẹ̀emeji gan ni mo lọ sí ọdẹ yen rí. Ìṣẹlẹ̀ kan ṣelẹ̀ lójú mi tó jẹ́ pé ah, ìgbà tí wọ́n dojú kọ àwọn ẹranko tó wà nínú òko tó ń pa àwọn ẹranko yẹn, ǹkan náà bì. Mo mọ̀ pé iwo tó lọ se ọdẹ ó ní ǹkan lára kó tó lọ se ọdẹ torí oríṣiríṣi ǹkan ló bí, oríṣiríṣi àwọn àbàmì edá nán be nínú òko tí ẹ̀yan bá lọ sí ọdẹ. So, mo ti lọ sí ọdẹ rí. To jẹ́ pé àwọn tá jọ lọ gbogbo wa padà jọ wále pé ní ìgbà tí à ń bọ̀. So, o-- ìṣẹ̀lẹ̀ yẹn ó fún mi ní ìrẹ̀wẹ̀sì ọkàn gan to jẹ́ pé láti ìgbàun ni mo ti sọ pé uńo lọ sí ọdẹ. Though, a pa àwọn ẹranko tó pọ̀ wálé ò. A pa àwọn ẹranko tópo táwon eyan bawa gbó. Gbogbo awa ta lọ ní, taa la lọ sí ọde yẹn, gbogbo wa kọ́ ni a déle pé, awon mí yá ibòmí, àwọn mìi dẹ̀ ni wọn sọnù ní ojú ọ̀nà. So, atigbá yen mo ti ní mo ti lọ sí ọdẹ rí. Àmo nígbà tí mo lọ yẹn, a no no no. Àwọn experience yẹn ó ní agbára fún mi. Àwọn iríri yẹn ó ní agbára fún mi gan ni to jẹ́ pé miò gbádùn fún odidi ọjọ́ mẹ́ta nígbà tí mò dé láti ibi ta ti lọ se ọdẹ. A pa ìkokò, a dé pa, a, a pa àwọn ẹranko, a pa àwọn ìkokò. Ìkokò gan lá pa jù nínú gbogbo àwọn kínni taa pa ní ọjọ́ yẹn.

Ẹni mo máa ń pàdé àfojúsùn nú tita mi gan, mo máa ń pàdé rẹ dáadáa. Mo máa ń pàdé káwọn èèyàn máa ń sọ fún mi pé à kí ló dé tí ìwọ̀ ti wá ní àfojúsùn? Torí ó dá kí èèyàn mọ ní àfojúsùn nù gan ní gbogbo nǹkan tí èèyàn bá ṣe, ó dá kí èèyàn mọ ní àfojúsùn. Torí báwò ló ṣe máa ni òun ṣe nǹkan tí ò ní ní àfojúsùn torí kò da kí èèyàn má ní vision sí nǹkan tí èèyàn bá n ṣe. Eeyàn máa ní, tí èèyàn bá ní àfojúsùn, ẹ̀yàn máa ní, ìgbàyen ni èèyàn máa ní pé èèyàn fẹ́ ṣe ere towards ǹkan tí èèyàn ní àfojúsùn sí. To ba se pé èèyàn náà nísín, o set goals pe--- to-- nǹkan tó ń fẹ́ ṣe ní ọdún yìí, àfojúsùn nù náà nìyẹn. So èèyàn gbọdọ̀ ní nínú gbogbo nǹkan tí èèyàn bá ṣe ní ayé èèyàn, èèyàn gbọdọ̀ máa ní àfojúsùn nù. Torí ẹni tí ò bá ṣe àfojúsùn nù, ó máa dàbí pé kò mọ nǹkan tí ó ń ṣe ní ìgbésí ayé. So èmi jẹ́ ẹni tó jẹ́ pé ó ní àfojúsùn nù gan nínú gbogbo nǹkan tí mo bá fẹ́ ṣe. Àní mo máa ń gbìyànjú, mo máa ń tiraka pe----to àfojúsùn nù tí mọ ní kì n lè ní kí n ríi ṣe náà. Ǹkan tí mo fẹ́ ṣe ní àsìkò ní on time kò má le fún mi ní wàhálà. So mo ní àfojúsùn nù gan torí èmi gan gan fúnra mi gan. Mo, mo jẹ́ ẹni tó se pé ó ń tiraka, ó ń tiraka. So mo gbọdọ̀ máa ní pé mo ní nǹkan tí mo fẹ́ fi, nǹkan tí mo fẹ́ ṣe ní, tí mo fẹ́ ní ìgbà tí a bá parí ọdún. Mo gbọdọ̀ ní nǹkan tí èmi náà ní, ah, àfojúsùn nù tí mo ṣe ní ọdún yìí. Nǹkan tí mo padà rí ṣe nínú ọdún yìí náà ni. Eléyìí, so ó da tí èèyàn bá ṣe dé ọ̀dọ̀ ko ní ìpàdé fún àfojúsùn nù tita ra e gan torí ó máa ṣe ẹ́ nǹkan gidi fẹ́ lọ́pọ̀lọ́pọ̀ nínú ìgbésí ayé. So èmi jẹ́ ẹni tó máa ṣe a, kó má ṣe ìpàdé fún àfojúsùn nù tita mi dáadáa.

Èmi ò ní ọgbà ní orí òun, bọ̀ ọgbà tawa ni ìwà wèrè ni wón máa ń pe ọgbà tí a ni. Tó bá jẹ pé ọgbà yẹn ni mo ní ọgbà yẹn ni orí dáadáa torí wèrè wà lẹ́, ọgbà wà lẹ́. Torí èèyàn kan bá fẹ́ lo fún e, ìwọ náà ni máa lo títẹ fun, o ni jẹ́ kí wọ́n gba ẹ lójú ni pé kí wọ́n ṣe nǹkan fún ẹ torí pé ó máa máa dán ẹ. Ìwọ náà gbọdọ̀ jẹ́ ẹni tó jẹ́ pé ó lè sọ̀rọ̀, ó lè, ó lè tako ǹkan tí àwọn ènìyàn bá ṣe. So, èmi jẹ́ ẹni tó jẹ́ pé òun, òun ní ọgbà lórí gan-an. Tí ẹnìkan bá ní, "Ah, kúrò ní bi bẹ̀yen Èmi náà ó dá lóhùn pé kí ló dé tí màá fi kúrò n bẹ́. So that's what we call braveness k'eyan wà confidence k'eyan ni kíni. So, mo ní, àmọ́ bi emi ṣe máa ń lo ọgbà titèmi. Mo máa ń lo ní èyí tó ní ọpọlọ, èyí tó jẹ́ pé ó lè yọ mí kó nínú ìṣòro, ko i ṣe èyí tó jẹ́ pé màá kan màá fi dá ìlú ru rárárá. Hmm-mm, èmi ò ṣe tout, mo kì í ṣe àwọn ohun tí kò lẹ́kọ̀ọ́ èmi léhìn. Ẹ̀mi jẹ́ ẹni tó jẹ́ pé ó lẹ́kọ̀ọ́. So mo ní ọgbà kon ṣe pé mo ò ní. Ó jẹ́ pé ibi tí, ìgbà tí mo máa ń lo, o máa jẹ́ ìgbà tó jẹ́ pé mo máa fẹ́ fi save ara mi, mo máa fẹ́ fi yọ ara mi kuró nínú problem, òun ni mo máa ń lo irú ọgbà titemi yìí. So mo ní ọgbà lórí, ó sì pọ̀ gan. Ẹ̀yàn kankan o tie n dá sí mi torí wọ́n mọ̀ pé èmi ò ṣe ẹni tó jẹ́ pé ó ń gba rèdèréde láayé mi ọ̀wọ̀. So ó lójú nǹkan tí wọ́n máa fi ń lọ̀ mí torí wọ́n mọ̀ pé mo ní ọgbà ní orí gan-an ni.

Rárá, èmi ò gun alùpùpù rí, bọ̀ mo ti jókò lórí alùpùpù torí kí nìyẹn, ó máa ń jẹ́ kí èèyàn tí ó bá ti gun, ó lè gbé lọ ibiṣẹ́, o lè gbé lọ bọ. Àndẹ̀ ó dàbí ìrìnàjò tí èèyàn má n rin ó máa ń dá, ó máa ń jẹ́ kí ìrìnàjò rẹ tètè yá tí ẹ bá jáde ní àárọ̀. So mo ti gun rí torí ọ̀rẹ́ daddy mi kan ló ní, ọ̀rẹ́, ọ̀rẹ́ ọ̀rẹ́ daddy mi ló ní i. So mo ti gun rí tó jẹ́ pé wọ́n ti gbé mi lé lórí rí, mo ti gun rí. Àndẹ̀ ó máa ń pa ariwo, ariwo tó máa ń pa yẹn ó ti máa ń pọ̀jù. So n ò nífẹsí dáradára pé kí n máa gun rí torí kó rí. So bọ̀ mo ti gun alùpùpù rí, mo ti gun dáadáa. Kí n ṣe ǹkan tí ń ṣe ẹ̀mẹ̀jì tó máa ti gbé mi lọ sí ilé ìwé, alùpùpù yẹn náà ni mo máa ń lò tó máa gbé wa lọ sí ilé ìwé. So mo ti gun rí, mo ti gun rí, mo ti gun rí. Àwọn ọ̀rẹ́ daddy mi wọ́n máa fi gbé mi àtàwọn ọ̀rẹ́ mi máa fi gbé wa lọ sí ilé ìwé dáadáa. So mo ti gun alùpùpù rí. Torí ẹ́ yẹ pé tí ẹ bá gùn, ẹ máa fọpọlọ̀ gùn nítorí ó gbọdọ̀ ní brake, ó gbọdọ̀ ní pedal, ó gbọdọ̀ ní, um, ohun tó máa ti jẹ́ kó dúró tí a bá fẹ́ pàdé àwọn traffic. So ǹjẹ́ ẹ́ fẹ́ kó ti gun rí dáadáa, bọ̀ mo ò nífẹsí mọ àwọn-- torí ọ̀rẹ́ daddy mi ló ni ó máa explain rẹ̀ fún mi, ó ń sàlà bí i kíni ẹ̀ ṣe máa ń ṣiṣẹ́ fún wa dáadáa.

Eh, nígbà tí mo bá ń dúró dè nǹkan, ìgbà mí ì máa ń gbọ́ orin, ìgbà mí ì mo máa, mo máa kọ orin tí màá kọ, ìgbà mì ì máa máa wo fíìmù. Ìgbà míǹ dẹ̀ nìyíì mo dẹ̀ máa ka ìwé kí ó tó wá pé mo dúró dè ìkan. So, ìwo, ìwo style mo bá wo fíìmù, torí tí mo bá wo fíìmù, mo ní fíhán tí ń gba ǹkan tí mo fẹ́ dúró dè, ìgbà tí ènìyàn bá ti ṣe tán, o máa ní pé, ah, òun ti ṣe tán. Torí ǹkan tí mo máa ń ṣe nígbà tí mo bá ń dúró dè nǹkan ni, ìgbà mí ní, ìgbà min dẹ̀ nìyíì ni mo máa jáde, mo máa take stroll, máa kàn rìn lọ, máa lọ. By the time tí màá fi dé, ènìyàn máa ti parí ǹkan tó fẹ́ ṣe. So, ǹkan tí mo bá ń dúró dè, mo máa fún un. Ìgbà min dẹ̀ ẹni ni mo máa bẹ̀ ni ẹlòmíràn yọ. So, oríṣiríṣi ǹkan ni mo máa ń ṣe nígbà tí mo bá ń dúró dè nǹkan. Àbí ìgbà mí kí màá jókòó ti fóònù, mo máa wo gbà tí ènìyàn tó máa dá mi ná. So, kò ṣe pé mo jẹ́ ẹni tó yẹ pé ó kàn, màá máa wò lásán. Nú, nú, nú, nú, nú. Ìgbà min màá ṣe rí lọ, màá dé, màá wo fóònù, màá play game, màá bá àwọn èèyàn ṣàwàdà. So by the time tí màá fi dé, ènìyàn náà máa ti parí ǹkan tí ó fẹ́ ṣe. So, ǹkan tí mo máa ń ṣe ni ẹ̀ nígbà tí mo bá ń dúró dè nǹkan mi. Ìgbà min dẹ̀ni yin, bó á sé pé ǹkan tó wà important, mo máa máa bẹ Ọlọ́run pé kó jọ, kó jọ, kì kiníyìí bọ́ sí. So, mo máa wà anxious pé mo fẹ́ mọ ǹkan tó ṣẹlẹ̀. So, ara mi ò níba lẹ́ máa ní mo fẹ́ wo ǹkan tí ó ṣẹlẹ̀ nínú ohun ǹkan tí mò ń dúró dè. Mo fẹ́ rí result ǹkan tí mo ṣe. So, ǹkan pọ̀, mo máa ń fẹ́ emotions si So, ǹkan pọ̀ ni tí mo bá ń dúró dè ǹkan tí mo bá expect. Ǹkan pọ̀ tí mo máa ń ṣe nígbà yẹn kí n máa ṣàlẹ̀ bá fi waste time, kí n má lè bá fi jẹ ǹkan mi.

Hmm, máa ń tọrọ aforiji tí mo mọ̀ pé tí mo bá ti ṣe ènìyàn, màá lọ sínú díẹ̀ mú ènìyàn, màá lọ sínú message ènìyàn, màá lọ tọrọ aforiji bíbẹ̀. Ó kí ń pè ènìyàn lórí fóònù, kí n pe wọ́n, kí n tọrọ aforiji. Ìgbà mí de waa tó se pé tí mo bá ti le jí lára, màá lọ sọ́dọ̀ ọloun màá sálàula máa kírun Màá lọ sọ́dọ̀ ọ́loun, màá ní kó ọloun ń ṣàforiji fún mi. Ìgbà ẹsẹ̀ tí mo ṣe èyí tí mo mọ̀ dáàtì, èyí tí mo mọ̀ lọ́kàn lọ ń ṣàforiji sí i, mo máa ka òun sùúrù àkọ́kọ́ nínú quran. Màá fi bẹ̀ ọ́ lọ, màá ní kí ó jọ́ kó ṣàánú mi èyí tí mo rántí àti èyí tí mo ò rántí, èyí tí mo mọ̀ àti èyí tí èmi ò mọ̀ ṣe èyí tí mo mọ̀ pé mo tuntun máa ṣe, tí èmi ti mọ̀ kí ólouń ṣe aforiji gbogbo ẹ̀ fún mi. Mo máa ń tọrọ aforiji. Torí pé ènìyàn ni mo ṣẹ̀lẹ̀, mo máa pe ènìyàn lórí fóònù wípé kó jọ́ kó ṣàánú mi, ó kí ń wẹ ènìyàn lọ sí ilé inú ọbẹ̀. Bí mo bá rí tí mo mọ̀ pé mo ti ṣẹ ènìyàn, mo máa bẹ̀ ẹ́, màá ní pé kó jọ́ kó ṣe aforiji fún mi pé mo mọ̀ mọ́, pé kí ẹni tí mo ṣe èyí èmi mọ̀ mọ́. Torí pé èyí tí mo sì mọ̀ mọ́ àwọn tí mo ṣe fún mi, màá rí pé kí ìdí yẹn dùn ènìyàn, màá ní kó jọ́ pé kó má bi inú. Especially tí ó bá ṣe pé àwọn àárín àwọn ọ̀rẹ́ mi, ọ̀wọ̀ àárín àwọn family mi máa pe àwọn ènìyàn lọ. Màá ní kí wọ́n jọ́ kó lọ bá mi bẹ̀ wọ́n, kó ṣàlè fi tán ní inú ẹni yẹn. Mo jẹ́ ẹni tí ó máa ń tọrọ aforiji tó bá ti ṣẹ̀. Mi dẹ́ kí ń pẹ́ lórí ẹ́ṣẹ títí èmi bá rí mọ̀ pé mo ti ṣẹ, mo máa tọrọ aforiji lórí rẹ̀, kó mú ìdí yẹn yọ sínú. So, mo máa ń béèrè, mo máa ń bẹ̀ wọ́n, màá bẹ̀ wọ́n, màá kún lẹ̀, màá ṣe gbogbo ǹkan, màá fi bọ̀ wọ́n pé kí wọn jọ́, kí wọ́n darí jí mi, kí wọ́n foriji mi. So, màá lọ sọ́dọ̀ oloun na, màá ní kó jọ́ kó darí jí mi, foriji mi, kó jọ́ ń tọrọ Ọlọ́. Hmm. Mo sì máa ń tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ mi.

Ìran mo máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè dáadáa. Mo máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀, máa gbé ẹ̀rọ ìgbésókè mi yẹn máa gbe sí, ọwọ́, màá lé máa pe wọ́n, màá pe àwọn ẹni tí mo bá fẹ́ bá wọn sọ̀rọ̀, màá pè é, bá yé pé message lẹ̀ni yẹn sẹ̀ndi, mo máa dáhùn message wọ́n padà, emi nà máa sẹ̀ndi message sí àwọn èèyàn kan. So ó wà easy láti rí, ẹni ọmọ fẹ́ ṣe ìdáhùn sí, ọmọ máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ torí ẹni tí mo bá ní ìfẹ́, ọwọ́ tí mo bá bá ìpè wọn tí mo rí gbé nígbà tí wọ́n ń pe mí, wọ́n ń pe wọ́n padà. Máa, a máa sorọ, a máa rẹ́rìn, a máa ṣe gbogbo nǹkan níbẹ̀. So mo máa ń dọ̀, mo máa ń lo, mo máa ń, bí mo ṣe máa ń bá wa sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè ojú bá ẹ náà lọ, màá kó ìgbà mí máa wọnú áàpù nínú àwọn boya WhatsApp, Facebook, Instagram àti Twitter nínú ẹni mo sì máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ní ibi bẹ́ẹ̀. So bí a ṣe máa ń sọ̀rọ̀ ó pọ̀ gan. Ìgbà mí máa ṣe, fídíò, fídíò call, ìgbà mí voice call. Fídíò call yẹn yẹn, wọn máa mọ wa, awa náà amáa wọ won. Ìgba tọ́ bajé pé voice call òun nìkan la máa mọ̀ gba ni ilé wa. So oríṣìíríṣìí là tí a máa ń bá, ìgbà mí lẹ́nu ló jẹ́ kó, kó text message sí mi. So mo máa tan íńtánẹ́ẹ̀tì mi, màá fi dáhùn message rẹ̀ nínú DM titẹ̀. Or kìn tẹ́sii re pẹ̀lú fóònù mi. Wọ́n máa já owó lórí fóònù. Bá ṣe máa ń bá, bá ṣe máa ń bá èèyàn sọ̀rọ̀ náà nínú ẹ̀rọ ìgbésókè ojú bá ẹ náà lọ, ó jẹ́ gbogbo ẹnikan máa lọ níwọ́n, wọn máa lọ dìkódìkó kii se pe íkàn dá ikàn dúró. So gbogbo ẹ máa flow ní smoothly. So bá ṣe máa bá wa sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè ojú bá ẹ náà lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń ní ìrora nígbà tí mo bá fẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ ní iwájú wọn, especially tí àwọn èèyàn bá pọ̀ gan. Ah! Ẹrù máa ń bá mi, ara mi máa ń gbọ́n, ẹnu mi máa gbón, ohùn mi máa máa ṣe èkì, gbogbo ara mi máa ń gbó kó ní dúró torí àwọn èèyàn pọ̀, ojú pọ̀ tó wò mí. Ẹrù máa ń bá mi pé kí n má lọ ṣìṣọ́, ẹrù máa ń bá mi pé kí n má lọ ṣìwí torí tó bá ti lè ṣe sọ nbibe, ojú máa tì yín, àwọn èèyàn máa fi ẹ̀ seyẹ̀yẹ. Ká àwọn èèyàn má lè fi mí ṣe ni. So kí ni ẹ máa ń bá mi lẹ́rú? Ẹ̀wà ní pé ó wà lọ́pẹ́ màá lo ọjọ́ bí mẹ́ẹ̀ta, ọjọ́ bí mẹ́rin, màá fi máa ṣe gbogbo nǹkan tí mo ń se, màá fi máa fi ṣe practice pé tó bá ti dé bí bẹ́ẹ̀, kí n má lọ ṣe ìṣekúṣe ká àwọn èèyàn lọ́ lọ fi mí ṣe, kí wọn má lọ dojú tà ara mi bẹ́ẹ̀. So ẹrù máa ń bá mi gan, ẹrù máa ń bá mi kí ẹ ti má lòdì mọ̀ pé tí mo máa fín kà amára mi lánàá ni pé tí mo bá ti dé iwájú àwọn ènìyàn, it's like kí n gbe ojú sókè àbí kí n mú ojú ẹeyan kan, kí n ma wó ojú eẹyan kan, mo ní fíbẹ̀ wò gbógbó, ojú ọ̀nbo. Síná bẹ́ẹ̀, ẹrù máa máa bá mi gbogbo, mi máa máa sun ún, mo máa máa gbón, ẹsẹ̀ mi máa máa gbó, ohùn mi náà máa máa gbó bọ̀. Ìyẹn ò ní wípé kí n má sọ nǹkan tí mo fẹ́ sọ ní iwájú àwọn ènìyàn. So torí ẹni tí ó bá sọ òun máa jẹ́ ẹni tó ní, wà brave, ẹni tó, tó ní, ẹ́, ìdájú nínú ara rẹ̀, tó ní ìbèrè, confidence nínú ara rẹ̀. Ẹ̀yan tí ó bá lè ní confidence nínú ara rẹ̀ kò lè bá àwọn èèyàn sọ̀rọ̀. So mo jẹ́ ẹni tó yẹ kó ní confidence nínú ara mi bó ti yẹ pé síná bẹ́ẹ̀, ẹrù sì máa ń bá mi bọ̀. Mo sì máa ń sọ nǹkan tí mo fẹ́ sọ torí ìmo mọ̀ orísìírísìí àwọn ẹ̀sìn tí mo fi wà ní ibi tí mo fi ń bá àwọn, àwọn ènìyàn sọ̀rọ̀. So mò ń jẹ́ ẹni tó jẹ pé ara mi máa ń fi bẹ́ẹ̀ gbón ní iwájú àwọn èèyàn, so bọ̀ mo sì máa ń sọ nǹkan tí mo fẹ́ sọ.

So mo máa ń rí àkókò mi lò dáadáa, ko sì gba tí èmi ò kí rí àkókò titè mi nínú àwọn ìgbà wa nínú ile, torí wípé ó wà easy fún mi láti ṣe gbogbo nkan tí mo bá fẹ́ ṣe. Ǹkan tí mo bá fẹ́ lò gbogbo ẹwà esay jẹ, ilẹ̀ àkókò náà kò sì máa lọ gbogbo e. Ko n se pe mo máa lọ sí jnínajinna, mo máa lọ wá ǹkan tí mo fẹ́. Hmm gbogbo ẹti wà ní tòsí tí máa fẹ́ lọ mú. Bá tí pé ó jẹ́ ni mo fẹ́ ṣe ni mo máa ṣe ǹkan tí mo fẹ́ ṣe. To ba ṣe pé mo fẹ́ mu omi ni mo máa mu omi. To ba ṣe pé mo fẹ́ ṣìí fẹ́ lọ tọ̀ ni mo fẹ́ lọ gbogbo ẹ, ó wà ní tòsí. So bá ṣe pé mo fẹ́ sùn náà ni, inú àkókò náà ni mo máa ń sùn. So ko ju ba un lo ǹkan tí mo máa ń lò nínú ìgbà, àkókò tí mo máa ń lò, ó máa ń tó bí àkókò ah wákàtí bí mẹ́j- mẹ́jọ nínú ọjọ́ ni mo máa fi ń ṣe ohun gbogbo àwọn ǹkan tí mo sùn. Mo máa ń rí àkókò yẹn lò dáadáa, ko o n se pé ǹkan tí mo fẹ́ lò fún òkere ló máa ń rí lò dáadáa, ó dẹ̀ máa ń wúlò fún mi. Tórí àsìkò ìgbà náà ni mo máa rí bí pé, mo máa rí bí ṣe gbogbo nkan tí mo bá fẹ́ ṣe. To ba ṣe pé ǹkan tí mo bá fẹ́ ṣe yẹn ó wà important, mo máa rí lò nínú gbogbo ìgbà ẹ. So ìgbà ẹ náà ni mo máa ń rí àwọn àkókò, àkókò bí i wákàtí mẹ́jọ, ọ̀nà ẹni mo máa ń lò. So nígbà tí mo bá wà nínú ìlà ẹ náà ni mo ṣì máa ń rántí àwọn ǹkan tí mo bá fẹ́ ṣe, gbogbo àwọn ǹkan tí mo bá fẹ́ lò, gbogbo àwọn ǹkan tí mo ti gbagbé tí mo ṣẹ̀ ṣẹ̀ máa ń rántí. Time ìgbàyen náà ni mo máa ń rántí gbogbo àwọn ǹkan tí mo bá fẹ́ lò. So bẹ́ẹ̀ ni mo máa rí àwọn ǹkan mí ṣe tí mo bá wà nínú ìle, mo máa rí wọn ṣe dáadáa.

Kò sí ń kan tèmi ò lè ṣe láti tayọ sí àwọn alábàáṣepọ̀ mi torí mo jẹ́ ẹni tó yẹ pè mó máa kí ẹ̀ fún awọn, ó máa ṣe àánú fún awọn tá bá jó ṣìkì. Mo máa ń jẹ́ ẹni tó máa ń bèèrè àwọn alábàáṣepọ̀ mi daadaá torí wípé ó dára kí ẹ̀yáń maa bèrè nípa wọn, kí ẹ̀yan maa bèrè nípa àlàáfíà wọn, kí ẹ̀yan maa bèrè nípa ohun kan tí wọ́n ń ṣe wọn. Torí ẹlòmíràn máa wá sí ibi iṣẹ́ inu re oni dun, torí ẹbí máa jẹ́ ẹni tó bá ń bèrè nǹkan tó bá ṣe wọ́n torí kí ẹ lè fi bá a mọ̀. Nígbà tí ẹ̀mi bá kí ẹ̀má ń ṣiṣẹ́ kí ni wọ́n máa ń dùn ún kó má fún mi ní ǹkan tí kò dára kí gbogbo wọn kí wọ́n máa wòsù tínú ǹkan yẹn kí wọ́n kó máa wá ṣiṣẹ́. Ní bí tó, mo jẹ́ ẹni tó yẹ kó máa tayọ̀ síra àwọn, àwọn torí a máa ń ṣe àwàdà. A máa ń jẹ́ ẹni tó yẹ kó máa gbé àwàdà sínu wá. A máa ṣe àwàdà dáadáa, a máa sọ̀rọ̀ dáadáa, a máa rẹ́rìn-ín. So to ba sì ti dàsiko tí gbogbo awa náà bá ní ìdí tí a bá ní iṣẹ́ tó yẹ kí a ṣe láti gbogbo àlọ́ máa ṣiṣẹ́. To ba sì ti dàgbà tó yẹ kó tó a máa ní the break tó yẹ ki a máa fún wọn jẹ́ pé ìgbà tí gbogbo a lè ṣiṣẹ́ ọ̀rọ̀. So láàárín bí wá ká ti kan sí méjì, ká ti ká àbọ̀, a máa sọ̀rọ̀ gbogbo a máa tún ṣàwàdà. So mo jẹ́ ẹni tó jẹ pe kó ibeyẹn na, náà ni mo tì máa ń bèrè pé báwo làlàáfíà àwọn tí wọ́n ti jẹun ṣe dáadáa náà wà? Kí ni ǹkan tí Mo ní ta, mo ní láti ṣe tayọ̀ sí àwọn, mo máa ń ṣe dáadáa lóòrèkóòrè nígbà gbogbo torí ẹlòmíràn inú ẹni máa dùn wá láti ilé tó bá ṣe wá. So tí mo bá ti dé bẹ̀, mo máa ń gbìyànjú pé kí n jẹ́ kó wọ́n rẹ́rìn-ín ká iná kí gbogbo ǹkan kan ti e gbagbe ǹkan tó ń ṣe wọ́n láti ilé kí wọ́n rẹ́rìn-ín kọ́lẹ̀ tí mo lè padà so gbogbo wọn máa wá okay. Torí mo jẹ́ ẹni tó máa ń ṣe gbogbo ilé dáadáa lóòrèkóòrè.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìgbésókè dáadáa torí ibi bẹ́ẹ̀ náà ni mo ti máa ń rí àwọn èèyàn bá sọ̀rọ̀. Ẹlọ́mì lẹ pé mi lórí fóònù kí n máa wà ní ibi ibẹ́ ṣọ́ ẹ̀rọ ìgbésókè yẹ náà ni mo máa gbé síi. Mo máa ti lo pé wọ́n padà tá tí máa sọ, máa bërẹè lọ́wọ́, ohun kan tán nṣe, máa bërẹè alááfía wọn mò maa ṣé gbogbo e. Ẹ̀lọ́mì dẹ ní, orí message ló máa ti text ẹ, wọn máa text message sí mi. Ṣó mọ je ẹni tó jẹ pé kí wọ́n ba ti lè text message sí mi báyẹn, èmi náà máa lọ dá wọn lohùn lórí ẹ̀rọ ìgbésókè mi tí máa ṣe lọ dá wọn nù sí ibi bẹ́ẹ̀. A máa fi ṣe gbogbo nkan táa máa sọ̀rọ̀, a máa ṣe gbogbo nkan táa fẹ́ ṣe. Kò sí pé èèyàn kò mọ nǹkan tí ẹ̀yin ṣe rárá o. Mó jẹ́ ẹni tó jẹ wipé mo máa pe wọ́n padà tí mba ti rí tó bá jẹ pé text ni ẹ ṣe, mo máa text. Ìgbà mí dère, a máa ṣe FaceTime bóyá pé a máa ṣe call tó jẹ pé voice call àbí voice notes, video call náà eyí tó jẹ pé a máa wo ara wa báyẹn ní ojú ara. Èyí voice call yìí ní ìṣeré títí ẹ yẹ pé ohun nìkan la máa mọ̀. So, ẹ̀lọ́mì lẹ message mi lórí kíni, ó lè jẹ́ pé Zoom la fẹ́ ṣe tó gbogbo àwọn èèyàn máa pọ̀ lórí rẹ. So, ó wà easy fún mi láti lo ẹ̀rọ ìgbésókè lọ fi ṣe gbogbo àwọn oríṣìíríṣìí ǹkan tí mo ní mo fẹ́ ṣe. So, èmi máa jẹ́ ẹni tó máa ń lo ẹ̀rọ ìgbésókè ojojúmọ́. Ó lè máa ń lo, mo máa ń jẹ́ kí gbogbo ǹkan tí mo bá fẹ́ ṣe kó lọ ní ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀ tí ó ni fún mi níwà lára nǹkan ni inú. So, mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè lóòrèkóòrè torí ibi bẹ́ẹ̀ náà ni mo ti máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ǹkan mi ní orí rẹ̀. So, ó wà easier fún mi láti máa lo ẹ̀rọ ìgbésókè dáadáa lóòrèkóòrè. So, mo máa ń lò.

Mo jẹ́ ẹni tó yẹ kó máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe ní ètò, kí ó mọ́ múra sí lásìkò. Ti n ba à yí pé nkan tó yẹ kó máa ní mi láàlá, ọ̀yọ́ máa ti ṣe níyà àti alẹ́. Mo jẹ ẹni tó jẹ pe mo like kíkan ma wà in order, kó jẹ pé tí màá fẹ́ ṣe ko ni fún mi ni wàhálà. Ẹ̀eyan a lè bá mọ̀ pé ibi báyìí ní mo ti mú, ibí báyìí ní mo ti ń ṣe kìíní. So mo jẹ́ ẹni tó jẹ pe to ba je pe mo fe se àwọn iṣẹ́ àkànṣe yẹn, mo máa ń ṣe ìwádìí dáadáa. Máa lọ ṣe ìwádìí ní orí rẹ̀, máa tún lọ sọ́dọ̀ àwọn tó ní ìmọ̀ nù rẹ̀, màá lọ tún lọ ṣàlàyé fún wọ́n, wọ́n máa tún máa fún mi ní oríṣiríṣi àwọn ìmọ̀ mi tuntun tí mo ti mọ̀, wọ́n máa tún fún mi, mo máa tún lọ sí ilé ibi tó máa ń kó àwọn ìwé sí ìyẹn library ibẹ̀ náà ni màá ti lọ mú. So tí màá fẹ́ ṣe àwọn iṣẹ́ àkànṣe yẹn, mo máa jẹ́ pé mo máa ṣe ìwádìí tó péye lórí rẹ̀ dáadáa kí mo lè bá mu false information kalẹ̀, kí mo lè bá mu ohun tí ò dáa kalẹ̀ níbi ibẹ̀. So mo máa ti wá ṣe yẹn, òkú bí màá ṣe gbé kalẹ̀, màá ṣe, màá gbé kalẹ̀ níwọ̀nba, torí pé àwọn èèyàn ọ̀tá àwọn èèyàn tó bá kàá, ó máa rí pé òrìń, nǹkan tí mò ń sọ yìí, òun ni ọpọlọ ní. So mo jẹ́ ẹni tó yẹ kó máa ń ṣe ìwádìí gan an dáadáa, tó dẹ máa tò ǹkan ní, mo láì kíkan wà ní ètò, kí òun yẹ pé ó máa ń dàrú. Gbogbo àwọn, àwọn pọ́ìǹtì tí mo bá fẹ́ mú nínú rẹ̀, ó máa jẹ́ pé èyí tó yẹ pé mo máa tò tẹ́lẹ̀ rà àwọn, tó dẹ máa yá àwọn ẹni tí mo bá ní mo fẹ́ máa ṣe àlàyé fún nípa iṣẹ́ àkànṣe. So mo jẹ́ ẹni tó yẹ kó máa ń fi gbogbo ara ṣe àwọn iṣẹ́ àkànṣe, torí pé yẹ pé mo ní fi lé mú òfo nínú gbogbo ǹkan tí mo máa ń ṣe. So mo máa ń fara balẹ̀ sí iṣẹ́ àkànṣe, ó yẹ máa wà ní ètò lẹ́tò tó yẹ pé kò ní nímilarà.

Irú, ìbọ̀sẹ̀ wo ni mo fẹ́ràn wò? Ìbọ̀sẹ̀ tí mo máa ń lò ju èyí tán, àwọn èèyàn mọ̀ sí water closet, WC. So irú ìbọ̀sẹ̀ wo ni mo máa ń lò? Iyẹn títẹ, tó bá ti jókòó sí ibẹ̀, máa jókòó, tó bá fẹ́ ṣe ìbọ̀sẹ̀, ó máa jókòó dáadáa, tó máa wà kọ́ fọ́ntébùl, tó máa rẹ lọ́hùn, kò ṣe é tó jẹ́ pé àwọn dúró kó dùn wá ló máa ṣe wọ́kọ̀ lọ sínú gbóko ló fẹ́ lọ máa ṣe ìbọ̀sẹ̀. Rárá o, ó lè ní ìbàlùwẹ̀, ó jẹ́ pé ibẹ̀ ló wà, ó máa fi ìbọ̀sẹ̀ níbẹ̀, omi wà ní ibẹ̀ gbogbo nǹkan tó máa fi ṣe ìbọ̀sẹ̀, ó wà níbẹ̀. Ó rọrùn gan torí wà níbi ṣe nǹkan tó wù ẹ́, kò ṣe pé wọ́n lè ro níbọ̀ ni mo wò gbóòórùn pé tó, ta ló ń bọ́ta kọ́, má le rí ẹ, ìhòhò ẹ, kọ́ má le rí. So nínú ibẹ̀ ni mí máa tún ṣe ìbọ̀sẹ̀ títẹ mi torí èmi máa tún ṣe ìmú tó rẹ torí tí a bá ti ṣe tán, a máa tún gbọdọ̀ fọ tó rako ló máa ṣe ìmú tó tó rẹ lórí epo. Kí ẹ mọ́ lè bá ní àìsàn, kí ẹ mọ́ lè bá ọ kó àìsàn lọ tó bá ti ṣe nǹkan tí a fẹ́ ṣe tán ní ibi ìbẹ̀. A máa fọ ìbọ̀sẹ̀ yí, a máa fọ, a máa da àwọn, àwọn ẹ̀pù sì nǹkan tó máa fi ń fọ àwọn lè, a máa da wọ́n sókè lè bá a mú kí ẹmí náà tí ó bá fẹ́ lo kò lè bá a bá a ní mú ọkùnrin, kí ẹmí mọ̀ bá kó àìsàn ní ara wọn, ara wọn kíni ẹ torí ó lè wú tó bá ti lè ṣe ìmú tó tó rẹ̀ yẹn lè kó àìsàn nínú balùwẹ̀ náà tí wọ́n bá fi ń gbẹ́ tí wọ́n ṣe gbogbo nǹkan. So òun jẹ́ ẹni tó jẹ́ o mó máa ń lo ìbọ̀sẹ̀ WC yẹn ni orí epo. Ẹ̀sìn ìbọn, eh, tí mo bá fẹ́ ṣe ìbọnṣẹ̀, òun ni mo máa fi bẹ̀ lọ dáadáa torí ó wà yìí sí fún mi, ó, ó ń rọrùn fún mi láti ṣe nǹkan tí mo bá fẹ́ ṣe ní inú ibi bẹ̀ tí ó ṣe pé mo máa ma dori kodo pé mo fẹ́ yá gbe bí mo máa wọn rárá.

Mí o mọ bá ṣe ń pe ẹja bọ̀, mo si le ṣàlayẹ̀. Bí wọ́n bá ṣe ń pe ẹja jẹ ní wọ́n bà te mi mọ̀. Bí wọ́n bá fẹ́ pe ẹja, a máa fi-- ó ní ọfà ta máa ń lò tí inú odò, kí ó ṣe ọfà náà òun kí ó ṣe ọfà. Wọ́n á fi i kíní ẹ̀ sí ara net ti ó fi máa ń lò pẹ̀lú igi. Kí bá-- tí wọ́n á ti fi sí ara net, wọ́n máa fi oúnjẹ sí ara igi yẹn. Igi ẹ náà máa sì bọ inú odò nínú, nínú okùn tí a ti fẹ́ lọ pa ẹja. Tó bá ti lé ti bọ inú ibẹ̀, àwọn- àwọn ẹja yẹn tó bá ti lè gbá bùbù kíní, ní tó fi sí inú odò yẹn, èyí tó bá ti lè gbé jẹ báyìí, wọ́n á ti mọ̀ pé, "hmmm, ó ti mú." Torí òpúnà máa ń pẹ́, kíní igi tí mò ń sọ, tó bá ti lè mú báyìí ni sì, ẹja mọ̀ pé mó ti jẹ nǹkan tí ó yẹ kí òun jẹ. Bo ṣe máa ń mú ẹja lọ́mọ, a fáso pé torí ó gbọdọ̀ yára tí fáso kó má lọ jábọ́ sí inú odò. So bí mo ṣe rí bí wọ́n ṣe ń pe ẹja ni wọ́n máa dá sínú net. Nínú net yẹn ló máa da wọ́n. Ẹja tó bá pa ẹja yẹn sí tó-- ẹlòmíràn fi ń ṣe, ehn, business tó máa ń lọ, náà ń fẹ́ lọ ta. So bí èmi ṣe mọ bí wọ́n ṣe máa ń pa ẹja ni ẹ́, mo ò fi bẹ́ẹ̀ ní ìmọ̀ tó péye dáadáa ni. Orí bí wọ́n ṣe máa ń pe ẹja. Ẹ̀bọ̀ èyí tí mo sì mọ̀ tán ni àwọn èèyàn sì máa ń sọ, òun ni ìyẹ́lé tí mo sì ti explain. So mo fi bẹ́ẹ̀ mọ bí wọ́n ṣe ń pe ẹja bọ̀, mo sì fẹ́ kọ́ bí wọ́n ṣe máa ń pa ẹja.

Mo máa ń jẹ gọ̀ọ̀mù nígbà mi tó bá wùmí, mo máa ń jẹ gọ̀ọ̀mù, but kò n ṣe gbogbo ìgbà ní mo máa ń jẹ gọ̀ọ̀mù torí wípé kò dáa fún etí. Èyí tí mo máa ń jẹ gan-an ni èyí tí mo máa ń lọ ṣọ́dọ̀, ẹ, dókítà. Òyi tó bá ní pé kí ìyàn bá jẹ torí gọ̀ọ̀mù wa tó jẹpẹ́. Dókítà ló ní pé kò mọ̀ọ́ jẹ, so eru àwọn gọ̀ọ̀mù tí èmi máa ń jẹ. Torí tí ó bá jẹ gọ̀ọ̀mù mi òun máa ń mú eyín ń ro èèyàn, ó máa ń jẹ́ kí orí fọ́ èmi tí èmi bá jẹ gọ̀ọ̀mù. Gbogbo eyín máa ń ro mí, gbogbo orí mi máa ma gbóná. Ẹnu máa máa rọ mí gan-an ni tó yẹ pé mi ò ní lè sọ̀rọ̀ ọlọ́run máa máa dùn mí. Mo máa ní sore throat ọ̀tọ̀ọ̀tọ̀, mo máa sì máa fi jẹ gọ̀ọ̀mù. Tí mo jẹ ńi tó jẹ́ pé kin, kò sí tó jẹ́ kó ṣe pé mò ń jẹ gọ̀ọ̀mù, màá jẹ bọ̀kúnjẹ́, mò ń fẹ́ jẹ ni, ọ̀rẹ́ kore bíi ẹẹ́kàn kan nínú oṣù àbí ẹẹ̀mẹrin ní ọdún ni mo máa ń jẹ gọ̀ọ̀mù. So, èmi máa ń jẹ́ kó ṣe pé mò ń jẹ gọ̀ọ̀mù dáadáa, mo máa ń jẹ gọ̀ọ̀mù, but kon sẹ́ sójojumo ni mo máa ń jẹ. Èyí tí mo sì máa ń jẹ kò ní ṣe èyí tí dókítà bá ní pé kí n lọ jẹ torí àwọn dókítà ló máa ń sọ fún àwọn èèyàn pé kí wọ́n lọ jẹ gọ̀ọ̀mù. So, èyí tí wọ́n máa ń sọ wípé kí n lọ jẹ, ọ̀nà ni mo máa ń jẹ torí èyí tí wọ́n máa ń ní kí ènìyàn lọ jẹ, ó máa ń ṣe ìwúlò fún èèyàn dáadáa pẹ̀lú eyín èèyàn tó bá, tó bá pé ìjì ló ń dùn eh, wa ní kó lọ jẹ gọ̀ọ̀mù. So, mo máa ń jẹ gọ̀ọ̀mù, kò ṣe pé mò ń kì jẹ gọ̀ọ̀mù nínà, màá jẹ gọ̀ọ̀mù dáadáa.

Igbawo ni mo máa ń fà ìgbà to bá yẹ pé mo ṣe iṣẹ́ tó lágbára jù, gbogbo ara mi máa jò ó máa fà gan ni. Ohun tó bá rẹ mi nígbà mi rí, àìsàn yẹn bá lágbára gan, láyé pé mo lọ pẹ́ ní dókítà ní ilé ìwòsàn, wọ́n máa ń rẹ mi gan tó bá rẹ mi, bẹ́ẹ̀ gangan ni ara mi máa ń fà gbogbo, mo máa ń wá gbẹ gan ni. Ọ̀, ìgbà mí wáa to jẹ́ pé pé, um, tí màá fẹ́ ṣe bá, tàrá mi bá ń gbóná ìgbà yẹn larà, mi máa ń fà. Mo fẹ́ ẹ ní ti ó bá rẹ mi nani, ara mi á fà, ìgbà mi tí mi o bá jẹun dáadáa lásìkò, mo máa ń kùn nú ọrùn. Ìgbà tí màá ti, tí màá fà bóyá ti eyan báa ń gba wẹ tọ́, láyè mi máa gba wẹ̀ dáadáa, dáadáa. Ti ń ba tigbà awẹ́, mo máa jó gan ni, gbogbo ara mi máa fà. Ìgbà tí mo mọ mo sa máa ńotice wi pé, ìgbà ti ara mi máa ń fà ni. Láyé pé, ayé mi, mo n jẹun tó ní, ẹ́, iyẹn ètò abo tó pé ye or oúnjẹ tó jẹ́ pé ó ti ní virus nínú, ó ti wá contaminated nínú. Ìgbà min ti n ba jẹ ó máa jẹ́ ká ara mi náà fà. So, mo jẹ́ ẹni tó jẹ́ pé, òye, ó sanra, so tí ba ṣe iṣẹ́ kan tó lágbára jù, ẹ tí mo pe mọ iṣẹ́ kan tó lágbára, ara mi máa fà ni lọ́wọ́. Ìgbà ara mi tí mo bá lọ sí orí káàkiri yẹn bá ti pé, mo lára mi, mo máa jó gan ni. So, nǹkan tó máa ń fà tí ara mi máa ń jù, tí ó máa ń fà náà ni. Mo fẹ́ ẹ ní ìgbà tó máa ń fà náà ni.

Mi kò ní irungbò torí kò sí ǹkan tí mo fi ṣe. Àmo mọ ní àwọn ọ̀rẹ́ tí ó ní irungbò. Èmi ò kí ń ṣe ọkùnrin, so mò ní irungbò. Mo ni ọ̀rẹ́ ọkùnrin tó ní irungbò, irungbò rẹ̀ tóbi gan ni, ó dẹ́pọ̀ ó kún. Ó dẹ máa ń lò àwọn ǹkan sí wọ́n tó máa ń fi oil pa. Ó máa ma dán, ó máa lò treatment sí i tó máa ma dán, tìnu e máa dùn. So àwọn ọ̀rẹ́ tí mo ní máa ń lò orí, kò ṣe, ó máa ń lò, ó máa ń fi treatment sí irungbò wọn. Ó dẹ máa máa ń fi irungbò wọn máa ń fi ṣàkọ. So mo jẹ́ ẹni tó yẹ pé mo like irungbò ní ọ̀dọ̀ àwọn ọkùnrin tó bá ní irungbò. But kò gbọdọ̀ pọ̀ jù, ó jẹ́ ó ma jẹ́ irú èyí tó wà minimal tí ó pọ̀ jù ní ara òní. Èyí tí mo fẹ́ jẹ́ kí wọ́n máa lò. So mò ní irungbò nitemi but mo ni àwọn ẹni tí ó ní irungbò ní, ìjàgbọn wọn. So ó pọ̀ lóríṣiríṣi, oríṣiríṣi dẹ na máa ń fi fi ṣẹ́ style pẹ̀lú irungbò wọn. So èyí tó bá wú oníkálùkù ni wọ́n máa ń ṣe pẹ̀lú irungbò, but èmi ò ní irungbò. Mò ní irungbò ní, ẹ́, ìjàgbọn mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe eré ìdáraya dada Eré oríṣìíríṣìí eré lé mi maa n ṣe. Mo dúró lórí eré ìtàn. Tí n gbà sáà tí láyé time tí mo lè fi ṣe, mo máa ń ṣe eré dáda. Mo ní eré kan tí mo kin ṣe gbá mí. Mo máa ń ṣe eré bọ́ọ̀lù, mo màá n gba bọ́ọ̀lù igbá mi. O lẹ jẹ́ pé video game ni èmi máa ń gbá. Ìgbà mí dẹ ni o lè jẹ́ pé ká lọ sí eré jangilova, ni èmi máa ṣe só. Oríṣìíríṣìí eré ni mo máa ń ṣe. Èmi ò lońkà èyí tí mo máa ń ṣe lóṣù tó gbẹ ló. Eré-- èyí tí wọ́n bá ṣe jẹ́ eré olúmọ. A lè máa ń ṣe ère ayò, a dé máa ń play wọ́ọ̀tì, to bá jẹ́ o ní káàdì oríṣìíríṣìí eré ló wà tí mi ò máa ń ṣe. So mò ní máa ń ṣe eré tí tèmi nìkan. Bí irú eléyi náà tí mo ń lọ́wọ́ báyi, eré náà ni mo lè ṣe eré lórí fóònù tó jẹ́ pé àwọn áàpù tí mo download lórí fóònù mi ló wà. So mo máa ń ṣe eré gan-an. Mo jẹ́ ẹni tó jẹ́, tó ní ọ̀yàyà fún oríṣìíríṣìí eré. To jẹ pé táwọn èèyàn bá dé, a jọ máa ṣe eré, a jọ máa rẹ́rìń, a máa ṣàwàdà. Kò ní sí wàhálà kò ní sí ìdàmú kankan ni ẹ wà. So mo jẹ́ ẹni tó máa ń ṣe eré ìdánì. Nígbàkigbà tí àyè bá yọ but kò ń ṣe ojoojumo, but time tí àyè bá yọ, mo máa ń ṣe eré dáadáa kí ò ní ní ǹkan kan tí kankan ò dání ṣe eré anybody. A máa rẹ́rìń, a máa ṣe eré, a máa ṣàwàdà lé máa gbọ́. So mo jẹ́ ẹni tó máa ń ṣe eré ìdárayá dáadáá.

Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnági jẹ. Orúkọ ìnági jẹ mi jẹ Àjọkẹ́. Àjọkẹ́ meaning Àjọkẹ́ mean pe ẹni tí wọ́n jọ, tí wọ́n sì jọ kẹ́ papọ̀. So ó jẹ́ pé ẹni pé pé àwọn òbí rẹ̀ dífẹ̀ sí gan-an ni tí wọ́n lè spoil with everything tí wọ́n ní. Ǹkan tí wọ́n ní wọ́n lè fi bàjẹ́, ǹkan tó jẹ́ orúkọ Àjọkẹ́ ni tàbí ká òhún yẹn wá sí àjọyọ̀ rẹ̀, tán wá wá kẹ́, tán wá yẹ sí, tí wọ́n ń pè ní Àjọkẹ́ rẹ ọ̀gẹ́ ni. Torí kò sí ǹkan tó bá na wọ́ tí wọ́n máa rànwọ́ ní ìfẹ́ sí. Òun ni wọ́n máa ń ṣe fún ọmọ. Tí ọmọ kan pè yẹn ní spoilt brat, àwọn tí wọ́n ń pè ní Àjọkẹ́ ń ti fi ayé wọn ti di pọ̀ ni ó rí. Jẹ́ pé lo ǹkan tí o bá na wọ́ síi kó dàkọ́ pé o fẹ́ orí èèyàn, yẹn gbe orí èèyàn, yẹn gbe fún ẹ. Ó bá lo ǹ fẹ́ lambogini, yẹn gbe lambogini, yẹn gbe. Ó bá lo ǹ fẹ́ Ferrari, wọ́n máa gbé. But exact-- but especially BMW, ó bá lo ǹ fẹ́ BMW car sport yẹn, BMW M5, tó bá lo ǹ fẹ́, a máa rà fún ẹ. Tí o dá pé o ní lówó, wọ́n máa fún ní black card pé kó lọ lo black card. Bo ti pé golden card lo fẹ́ lo, o máa lo golden card. Àwọn tí wọ́n ń pè ní Àjọkẹ́ ni. Lọ sá máa ń fún wọn ní ǹkan tí wọ́n bá fẹ́ ni. Wọn ò ní jẹ́ kí wọ́n rànwọ́ fún kankan, wọ́n ò ní jẹ́ kí ìyà jẹ wọ́n. So ó jẹ́ ẹni tó jẹ́ pé orúkọ mi, mi ni orúkọ tí pé mi ni ẹni tó jẹ́ pé ó wà trustworthy, ó wà lóya. Ó ń ṣe finútán, ó ní lóya, ó ní ko sí danu, ó lóya, ó ní ìfọkàntán, ó wà hardworking, ó lè ṣiṣẹ́, kò dúró dúró pé kíni kan rí. Ǹkan tí ń jẹ́ orúkọ mi ni. Ó ti ṣàjọpẹ́ tó mo ní orúkọ ìnági jẹ tó ń jẹ́ Àjọkẹ́.